Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Nígbà tí mo bá ní ǹkan tí mò ń ṣe lọ́wọ́ àbí tí mo bá fẹ́ dáná nílé kí ń tó jáde, wọ́n ma ń jẹ́ kí n pẹ́ lọ sí ibi orin àti pé nígbà mí ọkàn lè wù mí kí n pẹ́ kí ń tó lọ nítorí mo mọ̀ yípé n tan fẹ́ sí n ibi bẹ́ẹ̀ mo ti mọ̀ tẹ́lẹ̀

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kín jókòó ní etí fèrèsé ní ojú ọkọ̀ òfurufú nítorí atẹ́gùn ma wà níbẹ̀ dáadáa. Má sì tún máa rí àwọn nǹkan aláràbarà ojú ọ̀run bí awọ ojú ọ̀run, bí ẹ, òòrùn, bí iràwọ̀, bí òṣùpá, àwọn nǹkan meremerẹ sá wa n be tí màá ma ri. Mo fẹ́ràn kí màá jókòó ní etí fèrèsé gan nígbà kúùgbà tí mo bá fẹ́ lọ sí ìrìnàjò nínú ojú ọkọ̀ òfurufú.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwọ̀ tí mo fẹ́ràn jù ni àwọ̀ koríko. Ó jẹ́ àwọ̀ kan tí mo, tí mo nífẹ̀ẹ́ sí láti máa rí, nítorí ó túnmọ̀ sí ìyè. Àwọ̀ koríko jẹ́ àwọ̀ gidi, ó sì jẹ́ àwọ̀ tí mo máa ń rí ní ojoojúmọ́. Nítorí ní àyíká mi, mo ní àwọn igi ewéko àti ọ̀pọ̀lọpọ̀. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ sì sọ wípé àwọn igi aláwọ̀, aláwọ̀ oko jẹ́ àwọn ǹkan tó dára, nítorí wọ́n máa ń fún wa ní atẹ́gùn tí à ń mí sínú, táwọn sì máa ń gba atẹ́gùn tí à ń mí sí ta.

Irú fóònù alágbèká wo ni ò ń lò? Fóònù alágbèká tí mò ń lò jẹ́ fóònù òní áfíkátọ́. Ìka la máa ń fi ń tọ, kò kí sì ó ní bọ́tíìnì. Òní bọ́tíìnì ni mò ń lò tẹ́lẹ̀ ṣùgbọ́n mo ti pààrọ̀ rẹ̀ sí aláfíkátọ́. Ó sì jẹ́ fóònù tó wúlò fún mi gan an. Alágbèká jẹ́ fóònù tó dára nítorí mo lè fi wo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní àyíká àti ní agbègbè mi. Mo sì tún lè pè àwọn ọ̀rẹ́ mi àti àwọn aládùúgbò mi. Mo sì tún máa ń fi polówó ọjà mi.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni bí a ṣe ń sọ̀rọ̀ ní ojúde tí àwọn èèyàn pọ̀ sí. Bí ka máa ń sọ̀rọ̀ ní àárín àwọn èèyàn ńlá ńlá. Mo fẹ́ kọ́ dáadáa nítorí nígbà mìíràn tí mo bá fẹ́ sọ̀rọ̀ ní ibi tí àwọn èèyàn ti pọ̀, ẹ̀rù máa ń bà mí láti sọ̀rọ̀. Ṣùgbọ́n mo ń gbìyànjú ní à ti kọ́, tí ó fi jẹ́ pé tí mo bá fẹ́ sọ̀rọ̀ níbikíbi, ẹ̀rù ò ní bà mí pẹ́ẹ̀pẹ́

Báwo ni o máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Mo máa ń gba ọwọ́ àwọn ènìyàn ní ọ̀nà tó tọ́, ní ọ̀nà tí ọmọlúàbí, àti ọ̀nà tí àwọn ènìyàn tó wà ní ipò gíga. Torí mo jẹ́ ènìyàn kan tó máa ń fún èèyàn ní àpọ́nlé, mo sì fẹ́ràn kí n máa ṣe àpọ́nlé ènìyàn torí n to dára jù ni. Ó jẹ́ ǹkan tí ó máa ń fiyan sí ipò gíga ní inú àwùjọ.

Ṣo fẹ́ràn ìṣe ìta gbangba? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba torí mo jẹ́ ènìyàn tí ó fẹ́ràn kí ó má a dúró ní àárín ọ̀pọ̀ àwọn ènìyàn. Nítorí ó dára púpọ̀ fún ènìyàn láti má a wà níbi tí èèyàn wà, kí èyàn lè bá ma rí èèyàn sọ̀rọ̀ sí àti kí èèyàn sì tún lè bá ma mọ ohun tí ó ń ṣẹlẹ̀ ní àwùjọ. Ó jẹ́ ǹkan tó dára púpọ̀ tí mo sì fẹ́ kí àwọn ọ̀dọ́mọdé ìsìnyín ká má a dúró ní ìta gbangba. Ó tún máa ń jẹ́ kí èèyàn ní ìgboyà àti sọ̀rọ̀ níbikíbi.

Ṣé o ti le ènìyàn kan kúrò ní iṣẹ́ rí? Rárá o, mi n tíì le ẹnìyan kankan kúrò ní ibi iṣẹ́ mi rí. Nítorí àwọn alábàásisẹ́ mi jẹ́ àwọn èeyàn gidi. Lóótọ́ kò síbí èèyàn ṣe máa wà tí èèyàn ò ní ní ibi tí èèyàn kù sí. So ìgbàkùugbá tán bá ṣẹ́ mi, mo ní láti lọ bá wọn láti sọ fún wọn wípé in tó ṣe yi ò dà, min sì fẹ́ kí irú rẹ sẹ̀lè mọ́. Tí n bá ti sọ fún wọn báyen, wọ́n jẹ́ ẹnìyan kan tó máa ń gba ọ̀rọ̀ mi gbọ́, wọ́n sì máa ń gbìyànjú láti tẹ̀lé ìlànà tí mo la kalẹ̀ fún wọn.

Nígbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́? Nígbà tí to báa ń kẹ́yìn ìrìn àjò fún iṣẹ́ ni nígbà tí mo bá ríi wípé mo ti parí gbogbo iṣẹ́ tí mo ní láti ṣe ní ọjọ́, ní ọjọ́ kan. Nítorí kí n tó kúrò nílé ní àárọ̀, mo ti máa ń ṣe ètò bí iṣẹ́ mi ti máa lọ ní ojoojúmọ́. Ètò tí mo bá ṣe yẹn ni màá tẹ̀lé. Ó máa jẹ́ ìlànà fún mi àti ìtọ́nisọ́nà fún bí mo ṣe lo ìgbà ọjọ́.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Mi kì í sùn ní ọ̀sán nítorí mo jẹ́ ẹ̀yàn kan tí wọ́n máa ń ṣiṣẹ́ kárakára. Iṣẹ́ mi dẹ̀ lé leyi ọ̀sán gangan ni ojúlówó iṣẹ́ mi. Mi kì í ráyè sùn ní ọ̀sán ṣùgbọ́n nígbà mi ó máa ń ṣe mi bí kí n sùn ṣùgbọ́n mi kì í sábà lè ráyè sùn. Ìgbà mì tí ọ bá ń ṣe mi bí kí n sùn, màá kàn fi iṣẹ́ mi sílẹ̀ díẹ̀, màá jáde lọ, màá rìn lọ, màá rìn padà bọ̀. Ìgbà tí màá fi padà dé, iṣẹ́ yẹn, ehun yẹn sì máa dá lójú mi.

Ìrọ̀rí mélòó ni o máa ń lo? Tí mo bá fẹ́ sùn mo máa ń lo ìrọ̀rí méjì. Mo máa ń fi ọ̀kan sí ibi orí, mo sì máa ń fi ọ̀kan sí ibi ẹsẹ̀ kí n lè ba à ràyè sùn dáadáa. O jẹ́ ǹkan tó mọ́ mi lára láti máa ṣe. Ìgbà kú ìgbà tí mo bá sì ń ṣe, mo máa ń rí ó sùn dáadáa. O jẹ́ ǹkan tí ó ti mọ́ mi lára gan an. Àwọn ọmọ mi dẹ̀ mọ̀ àti ìyàwó mi mọ̀ pé bí mo ṣe máa ń sùn nìyẹn.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi. Mo máa ń yẹ̀ ẹ́ wò ní ọ̀dọọdún. Ìyá mi jẹ́ èèyàn kan tó má a mún mi lọ sí ọ̀dọ̀ bàbá kan tí a ti máa ń yẹ àmì ìràwọ̀ wó. Ó dẹ̀ jẹ́ yíyẹ àmì ìràwọ̀ wó, ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì, tó jẹ́ nǹkan gbòógì tó yẹ kí gbogbo ènìyàn ká kùn, ká sì mọra sí láti lọ yẹ awó ara wọn wò. Nítorí ìràwọ̀ yíyẹ wò, ó jẹ́ nǹkan tó rọ̀ mọ́ ìṣẹ̀dá àti ẹlẹ́dà èèyàn. Ó dẹ̀ jẹ́ nǹkan tó ní adára.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní isẹ́? Mo máa ń kojú àwọn ìṣòro ní ibi isẹ́ mi ní àìmoye ìgbà. Ṣùgbọ́n mo jẹ́ ẹ̀yàn kan tí kò kìí bẹ̀rù. Ǹkan tó bá sì gba ni mo máa ń fi fún un. So àkọ́kọ́, mo máa ń mọ̀ dájú wípé mo gbọdọ̀ ṣiṣẹ́ takuntakun, mo sì gbọdọ̀ ṣiṣẹ́ kárakára kí n máa ba kojú ìṣòro tó le jù. Kò sí bí ẹ̀yàn se fẹ́ wà láyé tí ò ní ní àwọn adójúkọ. Ẹ̀an sì gbọdọ̀ mọ bí ẹ̀yàn ṣe dojú kọ àwọn ìṣòro kó má ba jẹ́ ẹni tí ó mọ̀ dáyàn láàmú ní ọjọ́ ọ̀la.

Báwo ni o ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò? Mo máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò ní ọ̀nà yìí. Tí mo bá fẹ́ lọ sí ìrìnàjò, màá ti kọ́kọ́ kọ bí màá ṣe lọ. Màá ti kọ́kọ́ ro kalẹ̀. Màá ti kọ gbogbo wọn kalẹ̀ pé irú ọkọ̀ wo ni mo fẹ́ wọ̀, báwo ni mo ṣe fẹ́ lọ, ìgbà wo ni mo fẹ́ dé bẹ́ẹ̀, ìgbà wo ni mo fẹ́ padà, ọjọ́ mélòó ni mo fẹ́ lò níbi tí mò ń lọ, ìgbà wo ni mo ní. Màá ti kọ gbogbo àwọn nǹkan wọ̀nyí sílẹ̀. Ó dẹ máa jẹ́ ǹkan ìlànà fún mi àti ǹkan tẹ̀lé. Àwọn ǹkan yen ni máa ma tẹ̀lé tí mo fi ní, ní àdojúkọ.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa, nítorí mo jẹ́ èèyàn kan tó jẹ́ ìlú mọ̀ọ́ká ní agbègbè mi. A máa se, a máa jọ ń fi ọ̀rọ̀ j'ọ́mi tórọ òrò ní àìmọye ìgbà tí mo bá tètè dé láti ibi iṣẹ́. Mo máa ń dé ní ibi iṣẹ́ bóyá bí i ago mẹ́fà ìrọ̀lẹ́, tí mo bá ti dé, gbogbo wa máa jókòó síta, àjọ máa ń sọ̀rọ̀. A dèlé ní bóyá òde, àbí isọmọ l'órukọ. A máa ń pàdé níbi ìbẹ́ ta sí jọ máa ń sọ̀rọ̀ dáadáa.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni o lò? Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mò ń lò oje àwọn nǹkan tó máa ń jẹ́ kí iṣẹ́ yá mi. Mo ní irinṣẹ́ púpọ̀ tí mo ní níbi iṣẹ́ mi tó máa ń jẹ́ kí iṣẹ́ mi kó fani mọ́ra, kó sì jẹ́ kó rọrùn fún mi ní àtìṣe. Mo ní ọ̀pọ̀lọpọ̀ irinṣẹ́ gan-an. Irinṣẹ́ mi pọ̀ gan-an tí mò ń lò àtàwọn ọmọ iṣẹ́ mi. Mo máa ń kọ wọn bí wọ́n ṣe máa ń lò lẹ́ẹ̀kọ̀kan.

Báwo ni o máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Mo máa ń lọ sí ibi iṣẹ́ ní àràárọ̀ gẹ́gẹ́ bí aago méjẹ àfẹ́jùmọ́. Mo máa ń lọ pẹ̀lú ọkọ̀ mi torí mo jẹ́ ẹnìkan tó dá ọkọ̀ ni. Mo máa ń lọ pẹ̀lú ọkọ̀ mi ní àràárọ̀, ó sì máa ń jẹ́ kó rọrùn fún mi. Mo máa ń jí lọ nítorí pé tó bá ti di bá bí ọwọ́ aago mẹ́wàá, gbogbo ọ̀nà tí máa dí fún èrò. Mo máa ń tètè lọ kí n lè wá tètè dé ibi iṣẹ́ nítorí ọ̀nà sì máa dùn tọ ní gbogbo ìgbà yẹn.

Ṣé o ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Rárá o, mi ò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan. Mo jẹ́ ènìyàn kan tó máa ń jẹ gbogbo oúnjẹ. Kò sí oúnjẹ tí èmi kì í jẹ tó bá ti jẹ́ ǹkan jíjẹ mo máa jẹ wọ́n. Mo sì kọ́ ǹkan yẹn ní àtàrà àwọn òbí mi. Àwọn òbí mi jẹ́ àwọn ènìyàn kan tí kò kí korira oúnjẹ. Kò sí oúnjẹ tí wọ́n ò lè jẹ tó bá ṣe pé ǹkan jíjẹ tí bá ti sì sè mọ́ńjẹ́lẹ̀ tó sì jẹ́ pé àwọn náà ṣe fúnra wọn.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Mo máa ń mu coffee ní ibi iṣẹ́, bẹ́ẹ̀ ni, mo máa ń mu ní àràárọ̀ tí mo bá ti dé ibi iṣẹ́. Ó ní ọmọṣẹ́ kan tí mo máa ń rán ní àràárọ̀ tí mo bá ti dé ibi iṣẹ́. Ọmọṣẹ́ mi ló máa ń bá mi lọ ra wá. Mo sì máa ń rà á ní ẹgbẹ̀rún kan lójoojúmọ́. Ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa mu ní àràárọ̀. Ó máa ń jẹ́ kí egun mi le, ó sì máa ń jẹ́ kí ara mi le koko, kì í jẹ́ kó tètè rẹ̀ mí pẹpẹ.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni kí n fọ àwọn aṣọ mi, kí n sì jáde lọ síta, kí n lọ rí àwọn ọ̀rẹ́ mi ká sì ṣèrè ìpà díe. Wọn jẹ́ ẹnìkan tó máa ń fọṣọ ní ìparí ọ̀sẹ̀. Tí bá ì ṣe fọṣọ tán, mà á jáde lọ síta láti lọ rí àwọn ọ̀rẹ́ mi. A lọ máa ṣeré, ìgbà mí ń dẹ́le lé àmà lọ gbá. A lọ máa wo eré ìtàgé ní ìta pẹ̀lú owó. Toba si di bi ọ́wọ́ agogo mẹ́rin, a máa ń lọ síbi tí a ti máa ń jẹun láti lọ jẹ oúnjẹ.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi jẹ́ bátìrì tó dára. O jẹ́ bátìrì gidi. O dẹ̀ máa ń pé gan níbi fóònù mi. Tí mo bá ti boná tó bá fi le fúùlù, mo máa lò kò lè ọjọ́. Iyo ku tun di ọjọ́ kejì kí n tó rí ààyè ti boná. Bátìrì mi jẹ́ bátìrì tó dára torí bátìrì tuntun ni mò ń lò. O jẹ́ bátìrì tó bá fóònù mi wá torí tuntun ni mo ra fóònù mi.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Mo máa ń wọ bàtà oríṣìíríṣìí lọ sí ibiṣẹ́ ṣùgbọ́n nígbàkigbà tí mo bá ti ń lọ sí ibiṣẹ́, mo máa ń wọ bàtà táń pè ní, táwọn olóyìnbo ń pè ní shoe. Suit ni mo máa ń wọ̀ lọ sí ibiṣẹ́. Ó dẹ̀ jẹ́ bàtà tí mo fẹ́ràn jùlọ nínú àwọn bàtà mi. Bàtà yẹn jẹ́ bàtà tó bo gbogbo ẹsẹ̀ tán pátápátá. Ó kàn ra fi díẹ̀ lé tí eyan màá ti ẹsẹ̀ bọ̀ tí eyan bá fẹ́ wọ̀

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Mo máa ń ra epo sí ọkọ̀ mi ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀, mo sì máa ń fúlù táǹkì mi fún nígbà kúùgbà tí mo bá fẹ́ ra epo ni. Mo máa ń ra epo ọgọ́rùn ún mẹ́wàá ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀. Ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ń ra epo. Mi ò ní lá láti tún máa ra epo mí mọ́ ní ọ̀sẹ̀ yẹn tí mo bá ti ra epo ẹgbẹ̀rún mẹ́wàá lẹ́ẹ̀kan.

Ṣé o má ń gbọ́ broadcast? Bẹ́ẹ̀ni, mo má ń gbọ́ broadcast. Mo má ń ká ní ibi iṣẹ́ wa. Ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì tó ṣe gbòógì fún ènìyàn láti máa ká, torí ó má ń jẹ́ kí ènìyàn mọ ohun tó ń ṣẹlẹ̀ ní àgbáyé àti tí ń ṣẹlẹ̀ ní àyíká. Mo má ń kà dáradára. Ó de jẹ́ ǹkan tí mo fẹ́ràn jù láti máa ṣe nígbà tí ó bá ré mi àbí nígbà tí mo bá ti parí iṣẹ́ mi tán. Mo má ń kàa. Bẹ́ẹ̀ sì ni àwọn ẹlẹgbẹ́ mi náà má ń kà àtàwọn ará ibi iṣẹ́ mi náà má ń kà. Mo má ń jẹ́ kí àwọn ìyàwó mi àtàwọn ọmọ mi náà ká torí ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì fún èeyàn láti máa ká.

Ṣé o ti gun alùpùpù rí? Bẹ́ẹ̀ni mo ti gun rí, ṣùgbọ́n ó ti pẹ́. Mo gùn ún rí dáadáa nígbà yẹn nígbà tí mo wà ní ọmọdé. Èyí ni bàbá mi ń lò ní ó fi máa gbé mi lọ sí ilé ìwé ní àràárọ̀, náà sì fi máa gbé mi lọ sílé nígbà tí mo bá jáde ilé ìwé ní ọ̀sán gẹ́gẹ́ bí aago mẹ́rin. Bàbá mi ló ni náà máa gbé wa àti táa ba sí tàn fẹ́ lọ sí ẹ̀ ilé ìjọsìn níjọ́ ìsinmi, a máa gbé lọ sí ilé ìjọsìn.

Tí o mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀, bẹ́ẹ̀ ni o mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀. Mo kọ́ ọ ní ọ̀dọ ẹ̀gbọ́n mi tó ń ṣe iṣẹ́ wọnlẹ̀wọnlẹ̀. O Ọkọ mi bo se máa ń ka, mo i se máa ń fi ìgbọ̀nwọ́ ká àti bo se máa ń fi ẹsẹ̀, ẹsẹ̀ ìgbọ̀nwọ́ bo se máa ń fi ń ka. O Odo ẹgbon mi ni mo ti kọ́. O Ode jẹ́ ǹkan tó wúlò tí èèyàn gbọdọ̀ mọ̀ pàtàkì tí emi bá fẹ́ ra ilẹ̀ tuntun lọ́wọ́ ará ata.

Ṣé o máa ń fi túrà rí? Bẹ́ẹ̀ni, mo máa ń fi túrà rí. Mo máa ń fi túràrí olóhun dídùn sínú yàrá mi, torí mo fẹ́ràn kí káfẹ́fẹ́ inú yàrá mi kó dùn, kó jẹ́ ǹkan tí ó ṣe é fi imú gbọ́. Ó máa ń jẹ́ kí afẹ́fẹ́ dára, ó sì máa ń jẹ́ kí inú ilé dùn ún wò. Nítorí afẹ́fẹ́ téèyàn mi ṣi mu jẹ́ ǹkan tó ṣe pàtàkì, èèyàn sì gbọ́dọ̀ máa ṣe àtúnṣe rẹ̀.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Mo máa ń jẹ oúnjẹ alẹ́ ní gẹ́gẹ́ bí agogo mẹ́jọ alẹ́. Ìgbà yẹn ni a máa ń jẹun ní ilé wa. Ìyàwó mi ló máa ń dáná, òun ni ó sì máa ń bọ́ wa ni gbogbo gbà kúgbà o sì tì ni àgògò tí kálukù máa ń jẹun. Ago mẹ́jọ alẹ́ la máa ń jẹun ní ilé títí wa.

Ṣé o máa ń gba àwọn ímeèlì àìwúlò? Hm, bẹ́ẹ̀ni mo máa ń dá, àwọn ímeèlì mi máa ń wá láti ibi iṣẹ́ mi, tó jẹ́ pé àwọn ímeèlì tí kò wúlò ni. Bóyá èyí tí wọ́n bá fẹ́ polówó ọjà fún mi, tàbí àwọn tó bá fẹ́ tọrọ owó lọ́wọ́ mi, wọ́n máa ń fi ímeèlì ránṣẹ́ sí mi. Mo dẹ̀ máa ń kà nígbà mi, tó bá wù mí, tí mo bá ráyé, àmọ́ nígbà mi tí mo bá ní n tí mò ń ṣe lọ́wọ́, àbí tí mo wà níbi iṣẹ́ tí mo lọ́pọ̀lọ́pọ̀ iṣẹ́ lọ́wọ́ tí màá ṣe, mi kìn ráyé ká.

Ìgbà mélòó ni o má n jẹ́ kí fóònù rẹ gbóná? Fóònù mí mọ́n sábà a gbóná nígbà tí mo bá n lò lọ́wọ́ àbí nígbà tí mo bá fi n pè níbi iṣẹ́. Nítorí tí mo má n pè níbi iṣẹ́, ó má n pẹ́ gan an ni. Mo má n lò tó wákàtí kan sí wákàtí méjì tí mo bá n pè. Àgàgà tí mo bá n pè ọ̀gá mi àbí tí mo bá n bá àwọn oníbàárà wa sọ̀rọ̀, ọ̀rọ̀ wa má n pẹ́ gan ke se n tó má n yá rárá.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Mi ò ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, nítorí sisọ̀rọ̀ níwájú àwọn ènìyàn ti jẹ́ ǹkan tó mọ̀ mí lára. Tọ́ri ọ̀gá ni mí ní ibi iṣẹ́ mi, mo sì ní láti máa bá àwọn akẹgbẹ́ mi sọ̀rọ̀ bí ilé iṣẹ́ wa ṣe máa gboòrò tó fi máa di ìlú moo ká. Nígbàkigbà tí mo bá fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀, mi kì í ní ìrora. Ó jẹ́ ǹkan tó máa ń rọ̀ mí lọ́rùn láti ṣe. O de jẹ́ ǹkan tí inú mi máa ń dùn sí nígbàkigbà tí mo bá fẹ́ ṣẹ́.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn nínú ice cream, ọ́pọ̀ lọ́pọ̀lọ́pọ̀. O jẹ́ ǹkan tó máa ń mú nù tutù. Mo sì like kí n ma mú ice cream, mo fẹ́ràn láti máa mú nígbà tí òòrùn bá ràn, tí gbogbo ilẹ̀ bá gbóná. Mo máa ń fẹ́ mú láti jẹ́ kó nà ọfún mi tutù. Ó sì máa ń jẹ́ kí n wà ní ìlera pípé. O jẹ́ ǹkan tó máa ń mú nù mí dùn nígbà kúgbà tí mo bá mu.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Bẹ́ẹ̀ ni, mo máa ń tan ìkíni lórí fóònù mi gàágàá jù nígbà tí a bá bẹ̀rẹ̀ oṣù tuntun àbí ọdún tuntun àbí ọ̀sẹ̀ tuntun. O jẹ́ nǹkan tí mo máa fi ń kí àwọn oníbàárà mi àtàwọn ará ibisẹ́ mi àti ọ̀gá mi àti àwọn aládùúgbò àti àwọn ọ̀rẹ́ mi, mo máa fi ń kí wọn ní àìmọye ìgbá.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, mo máa ń ka àdéhùn dáadáa. Mo jẹ́ èèyàn kan tó máa ń mú àdéhùn ṣe. Mo sì kórira kí èniyàn ṣe àdéhùn fún mi kó má múṣẹ. Nítorí rẹ̀, mo fẹ́ kí n ṣe àdéhùn fún èèyàn kí n sì múṣẹ, kí n mú lò nígbà tí n bá sọ fún mi pé máa má àdéhùn mi ṣẹ. Ó jẹ́ ǹkan tó ọmọlúàbí máa ń ṣẹ.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́, mo máa ń wọ ẹ̀gbà ọrùn, mo máa ń wọ ẹ̀gbà ọwọ́, mo dẹ́ ma ń wọ ẹ̀gbà ẹsẹ̀. Mo máa ń wọ̀ dáradára nígbà tí mo bá ń lọ sí òde àbí nígbà tí mo bá ń lọ síbi ayẹyẹ pàtàkì. Mo máa n wo láti jẹ́ kí ó mú mi, kó mú mi dára kí n le bá dùn wò lóde.

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdárayá dáradára. Nígbà kùgbà tí mo bá ráyè láti ṣeré ìdárayá àbí nígbà tí mo bá ti parí iṣẹ́ tán ní ilé iṣẹ́ mi, mo máa ń lọ fún ìdárayá láti lè mọ inú mi dùn, àti láti lè mu ayọ̀mikún. Ìdárayá jẹ́ oun tí ọ̀da kí èyàn máa ń ṣe. Páapàá jú àgbàlagbà, àgbàlagbà òni láti máa ronú. Ọ̀da kágbàlagbà máa ń mú inú ara rẹ̀ dùn. Láti máa ṣeré ìdárayá, wón dẹ̀ máa ń jẹ́ kí egun lè koko.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Rárá o, mi kì í sábà ra oúnjẹ ní òpópónà nítorí ìyàwó mi ti máa bá mi dáná oúnjẹ ní àti ilé. Mo máa ń gbé oúnjẹ ọ̀sán dání tí mo bá ti fẹ́ kúrò ní ilé ní àárọ̀. Nígbà tí mo bá ti jẹ oúnjẹ àárọ̀ tán, màá gbé tìtọ̀sán dání. Mi ò fẹ́ràn kí n máa ra oúnjẹ ní òpópónà, ìyàwó mi ò fẹ́ràn rẹ̀ fún mi láti máa ràá nítorí rẹ̀. Ó ti máa ń bá mi di oúnjẹ tèmi sínú kúlà tí màá jẹ ní ọ̀sán.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń pé àwọn oníbàárà tuntun. Ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì kí ènìyàn máa ṣe. Kí èyin sì máa kí wọ́n ní ọ̀rẹ́ kó ọ̀rẹ́ àti kí èyin sì tún máa polówó nǹkan tuntun tí èeyan tun ti ni ní ilé ṣe èyàn fún wọn. Torí àwọn náà máa bá èyan ra ọjà. Ó sì dára kí èeyan máa bá wọn sọ̀rọ̀ ní ìwa ọmọlúwàbí àti ní pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀. Kò dára kí èyin máa gbéraga tí èeyan bá fẹ́ bá àwọn oníràjà tuntun sọ̀rọ̀. Ó dára kí èeyan mú wọn bí ọ̀rẹ́ àti bí mọ̀lẹ́bí.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú ìrìn rí? Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú ìrìn rí. Ó ṣẹlẹ̀ nígbàtí mo lọ sí Èkó ní bí ọdún mẹ́ta sẹ́yìn tí mo lọ wọ àbúrò mi. Ọkọ̀ ojú ìrìn yẹn ni mo wọ̀ ní àti Èkó wá sí Ìbàdàn nígbà tí mo ń bọ̀ wálé nígbà yẹn. Ọkọ̀ ojú ìrìn jẹ́ ọkọ̀ tó máa ń pariwo gan, ó dẹ̀ jẹ́ ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ èrò.

Ṣé o máa ń ṣe ìmúdójú ìwọ̀n software rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe é. Nígbà tí software mi bá ń ṣe sege sege àbí nígbà tí kò bá lọ dáradára, àbí tí kò bá ṣiṣẹ́ bí mo ṣe fẹ́, mo máa ń ṣe láti jẹ́ kó ṣiṣẹ́ dáradára àti láti jẹ́ kó ṣiṣẹ́ kó yára. Ọ́ máa ń jẹ́ kí iṣẹ́ rẹ kó ko yára dáradára.

Ṣé WiFi rẹ yára tó? N bẹ́ẹ̀ni WiFi mi yára tó. Mo máa ń lo WiFi nígbà tí mo bá wà níbí iṣẹ́. Nítorí ilé iṣẹ́ wa ní WiFi tí gbogbo àwa ọmọṣẹ́ máa ń lò. Àwa tá bá ti jẹ́ olùbáṣiṣẹ́ ilé iṣẹ́ yẹn, a ní ẹ̀tọ́ ní àti máa lo WiFi yẹn. Ó dẹ̀jẹ́ WiFi tó yára gan an. Nítorí iṣẹ́ wa ní nídìí n tó yára àti tí ó ṣe pàtàkì.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí, bẹ́ẹ̀ni mo ti gun ọkọ̀ ojú omi rí. Mo ti gun rí dáradára ṣùgbọ́n èyí tí mo gun gbẹ̀yìn ni nígbà tí mo lọ sí ẹ̀yìn Ọ̀sà ní Èkó, tí mo lọ wo àwọn mọ̀lẹ́bí mi nígbà yẹn. On ni mo wò ó nígbà tí mo fẹ́ lọ sí ẹ̀yìn Ọ̀sà. Ó dẹ̀ jẹ́ ọkọ̀ kan tó jẹ́ wípé ẹni tí kò bá lọ́kàn kọ́ dára láti máa, àbí ẹni tí wọ́n bá bẹ̀rù omi, wọ́n máa ń sọ òfin wí yẹn bẹ́ẹ̀ léyìn láti máa wọ ọkọ̀ ojú omi. Nítorí ojú omi ni èèyàn ó ti máa rìn. Èèyàn o dẹ̀ máa wọ omi báyìí ni.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù jẹ́ àjọ̀dún ayẹyẹ ọjọ́ ìbí mi. Nítorí ọjọ́ ìbí mi, ó jẹ́ ọjọ́ tí mo wá sí ilé ayé, ó sì jẹ́ ọjọ́ tó ṣe pàtàkì nínú ayé mi. Mo fẹ́ràn rẹ̀ gan láti máa ṣe ayẹyẹ ọjọ́ náà. Ọjọ́ náà gan mi i kì lọ sí ibi iṣẹ́ mi i kì ń lọ sí ibi kankan. Ilé mo máa ń wà pẹ̀lú àwọn ará mi àtàwọn mọ̀lẹ́bí mi tájọ máa ṣe ayẹyẹ rẹ̀ papọ̀. A dẹ̀ máa mú àwọn nǹkan aládìídùn, a sì tún máa wo àwòrán. Màá sì tún bá wọn ra nǹkan bóyá bíi aṣọ tí màá fi munu wọn dùn fún àmì ọjọ́ ayẹyẹ ọjọ́ ìbí mi.

Àkókò wo ni ọ́fíìsì rẹ n sí? A máa n sí ọ́fíìsì mi ní agogo mẹjọ àárọ̀ kùtùkùtù. Gẹ́gẹ́ bí ìlànà tí ara tí ọ̀gá ilé iṣẹ́ là lá fún àwa olùṣiṣẹ́. Ó sọ fún wa wípé gbogbo wa gbọdọ̀ dé ibi iṣẹ́ ní agogo mẹjọ àbọ̀ àárọ̀.

Ṣé orí máa ń fọ́ ọ? Rárá o, orí è kì í fọ́ mi. Mo je ènìyàn kan tó dá pé, tó je ipé mi kì ń sábà se àìsàn. Ara mi dápé gan an. Ṣùgbọ́n nígbà mìí, tí mo bá wà níbi isé, tí ń bá ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́, wọ́n máa ń se mi bí orí fífọ́. Ṣùgbọ́n tí m bá ti rọra sínmi díẹ̀, ọ máa lọ padà, ara mi sì máa padà bọ̀ sípò.

Ṣé o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni mo ní káàdì iṣẹ́. Káàdì iṣẹ́ jẹ́ káàdì ìdánimọ̀ ní ibi iṣẹ́ wa. Ibẹ̀ ni orúkọ ẹni olukokan, oruko eni kọ̀ọ̀kan máa ń wà àti ipò tí èèyàn wà. Káàdì yẹn jẹ́ nǹkan tó ṣe pàtàkì ní ibi iṣẹ́, ó ní àmì ìdánimọ̀. Gbogbo òṣìṣẹ́ sì ni ó gbọdọ̀ máa wọ káàdì iṣẹ́ ní gbogbo ìgbà. Ó jẹ́ n tí mo máa ń lò ní ojoojúmọ́.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sín? Nígbà tí mo bá sín, mo máa ń gbìyànjú láti fi ọwọ́ bo ẹnu mi. Máa sì tún máa ń gbìyànjú láti kúrò ní ọ̀pọ̀lọpọ̀ àárín ènìyàn. Nígbà tí mo bá fura wípé ó ń ṣe mí bíi kí n sín, mà sún kúrò ní ibi tí àwọn èèyàn wà torí ó jẹ́ nǹkan tí kò dára kí èèyàn máa sín ní àárín ọ̀pọ̀ ènìyàn. Gẹ́gẹ́ bí ẹni tí ó gba ẹ̀kọ́ láti ọ̀dọ̀ òbí, mà á ní láti sún kúrò ní ibi tí àwọn ènìyàn wà.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Àwọn nǹkan tó wà nínú àpò owó mi, nǹkan bí owó, káàdì ìdánimọ̀ báńkì, ìwé pélébé, àwòrán mi àti fóònù, fóònù mi. Àwọn nǹkan kọ̀ọ̀kan báyìí ló máa ń wà nínú àpò owó mi. Mo sì máa ń fi sí àpò kí wọ́n má bà gba gbe re. Mo má ń fi àwọn nǹkan yẹn síbè láti jẹ́ kí n dàbò bo wọ́n kí wọ́n má bà sọnù.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Mo jẹ́ ènìyàn kan tó fẹ́ràn kí n máa ràn yàn lọ́wọ́. Mo máa ń ràn yàn lọ́wọ́ ní, ní ọ̀nà tó jẹ́ ọ̀nà gbòógì bí kí n fún wọn ní owó, àbí kí n fi wọ́n sípò, àbí kí n rán ọmọ wọn lọ sí ilé ẹ̀kọ́, àbí kí n pèsè oúnjẹ fún wọn ní ọ̀fẹ́. Mo máa ń ràn yàn lọ́wọ́ gan ní àdúgbò tí mò ń gbé, gbogbo èèyàn sì mọ̀ mí sí yẹn. Wọ́n gbudọ máa ń ràn yàn lọ́wọ́ gan, wọ́n máa ń gbé ìrànwọ́ wá sí ọ̀dọ̀ mi.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ jẹ́ ọjọ́, ọjọ́ Jímọ̀. Ó jẹ́ ọjọ́ tó máa ń dùn jù fún mi nínú ọ̀sẹ̀, nítorí ọjọ́ yẹn a máa ń tètè dé láti ibi iṣẹ́ àkii pé rara ń bí iṣẹ́. Aago kan ọ̀sán ni gbogbo a máa ń lọlé ní ọjọ́ Jímọ̀. Fún ìdí pàtàkì yẹn, ọjọ́ ọjọ́ tí mo fẹ́ràn jù nítorí mo máa ń rí àyè àti ṣeré dáradára.

Ìgbà mélò ni ó máa ń ṣàyẹ̀wò ímélì rẹ? Mo máa ń ṣe àyẹ̀wò ímélì mi ní àìmọye ìgbà. Ìgbà kúùgbà ni mo máa ń ṣe àyẹ̀wò ímélì mi Àgàgà tí mo bá wà ní ibi iṣẹ́, mo máa ń yẹ̀ ẹ́ wò dáradára torí ó jẹ́ ibi kan tí mo ti máa ń dá, tí mo ti máa ń gba iṣẹ́, tí mo sì máa tún gba ìlànà láti ibẹ̀, láti ibi ímélì mi. Ọ̀gá mi sì máa ń bá mi ń sọ̀rọ̀ bí i kí wọ́n ṣendi ímélì sí mi àbí kọ́n pe mi.

Nígbà wo ni o máa ń gé irun rẹ? Mo máa ń gé irun mi ní ẹ̀ẹ̀kan ní àárín oṣù kan. Oṣooṣù ni mo máa ń gé irun mi. Mo máa ń gé pẹ̀lú abẹ, torí mo jẹ èèyàn kan tí mi làì tí mi ò fẹ́ràn kí irun kún mọ́ mi lórí. Ó máa ń jẹ́ kí orí fọ́ mi ni. Mi ò jẹ́ kí irun mi kún lọ títí. Mo máa ń gé lẹ́ẹ̀kan láàárín oṣù.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Ìtumọ̀ orúkọ mi ni ìṣègùn. Kí èèyàn máa ṣe ogun nínú gbogbo nǹkan tí èèyàn baa ń ṣe. Kí èèyàn máa jẹ́ olúborí. Kí èèyàn jẹ́ àkọ́kọ́ ni ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi jẹ́ orúkọ tí mo fẹ́ràn jù torí ìtumọ̀ rẹ̀ jẹ́ ìtumọ̀ pàtàkì. Tọ́dẹ́ jẹ́ ìtumọ̀ gidi. Ìtumọ̀ tó ṣe gbòógì inu ọrọ ayé èèyàn ní orúkọ.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù ni coffee. Mo máa ń mu gan lójoójúmọ́. Tí mo bá ti débí iṣẹ́ ní ojoojúmọ́ ni mo máa ń mu. Ó ní ọmọ sẹ́ mì kan tí mo máa ń ran tó máa ń bá mi rà ní àárọ̀ láàárọ̀ tí mo bá ti débí iṣẹ́. Ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa mu nítorí ó máa ń jẹ́ kí ègún mi le, ó máa mú mi ta pọn pọ́n, ó sì máa ń jẹ́ kí inú mi dùn.

Ṣé o ti lọ sọ dẹ́ rí? Ǹ mo ṣe ọdẹ rí nígbà tí mo wà ní kékeré. Nígbà tí mò ń gbé oko lọ́dọ̀ àwọn òbí mi, a máa ń ṣe ọdẹ ẹran. A máa dẹ̀gbẹ́ lọ láti lọ pa ẹran nínú igbó. Ọdẹ jẹ́ eré kan tí mo, tí mo fẹ́ràn torí ó máa ń dùn gan. A máa lé ẹran káàkiri nínú igbó láti pa. A sì máa ń pa àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹran gan torí àwọn ọmọ sì máa ń pa wọ́n, àdènà wọn sì máa ń dẹ ìgbẹ́. A máa ń pè é ní ìgbẹ́ dide ní àdúgbò wa.

Ibo ni o fẹ́ràn láti máa lọ jù? Ibi tí mo fẹ́ràn láti máa lọ jù ni ibi iṣẹ́ mi. Ibẹ̀ ni mo máa ń lọ jù. Ó dẹ̀ jẹ́ ibi kan tó máa ń fún mi ní inú dídùn. Ó dẹ̀ máa ń mú kí ara mi yá gágá. Nítorí mo ní àwọn olùbaṣiṣẹ́ tó jẹ́ wípé a mọwọ́ ara wa gan an. A máa ń bá ara wa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwàdà. A sì máa ń ṣe, a sì máa ń sọ ìrírí ayé fún ara wa àti bí àyè tó ṣe máa ní ọ̀pọ̀lọpọ̀ owó.

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Mi kì í sábà jẹ, ṣùgbọ́n mo máa ń jẹ nígbà tí mo bá fẹ́ kàwé lóru. Mo máa ń jẹ lóru kí jẹ́ kí n sùn lọ nígbà tí mo bá ń ka ìwé. Òru nìkan ni mo máa ń jẹ, mi kì í jẹ ní ojú mọ̀ọ́mọ̀ fún nǹkan mi. Ṣùgbọ́n mo máa ń jẹ nígbà tí n bá fẹ́ sùn tí mo sì fẹ́ kàwé, àbí tí mo bá fẹ́ ṣe nǹkan mìíràn lẹ́yìn ìwé kíkà ní òru. Ó máa ń jẹ́ nǹkan tí kò ì jẹ kí orun kùn mí. Tí mo bá ti ń jẹ, òórùn ni ó wá, mi sì ní sùn, so màá le kàwé.

Ṣé o fẹ́ràn se sí fèrèsé ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń sí fèrèsé, fèrèsé ọkọ̀ mi ní àìmọye ìgbà. Ṣùgbọ́n nígbà tí mo bá ń sì ju, nígbà tí ooru bá mú, nígbà tí ojú afẹ́fẹ́ bá gbóná torun bá mú gan, mo máa ń sì sílẹ̀ láti jẹ́ kí atẹ́gùn wọlé, kí inú ọkọ̀ sì tutù, tí kò fi ní jẹ́ kó pa mí lára. Torí kò dára kí èèyàn máa ti rèèyàn mọ́ inú ooru. O Ó jẹ́ ǹkan tí ó máa ń affect, tó máa ń tìjàmbá àgọ́ ara èèyàn.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ay Hmmm ìbẹ̀rẹ̀ yìí jẹ́ ìbẹ̀rẹ̀ tó jẹ́ nǹkan pàtàkì nínú ayé ẹ̀dá. Kò sí bí èyàn ṣe fẹ́ jẹ́ nínú ayé, èyàn gbọdọ̀ ṣe ìlànà láti máa ṣe iṣẹ́ àti láti máa ṣe ìgbésí ayé. Ìgbésí ayé jẹ́ ǹkan tó máa ń kọ́kọ́ jẹ́ ǹkan tó jẹ́ ǹkan pàtàkì fún mi. Ó ni màá kọ́kọ́ mójú tó kí n lè bá ráyè àti máa ṣiṣẹ́ ní ọjọ́ ọ̀la. Màá kọ́kọ́ ṣe ìgbésí ọ̀rọ̀ ayé mi, màá to ìlànà fún ra mi bá ayé mi ò ṣe lọ Iṣẹ́ tí màá ba mọ ẹ̀ ṣe àti ibi tí n tí máa ń rí owó tọ́jú àwọn mọ̀lẹ́bí mi. Ìgbésí ayé ni mò ń kọ́, mò ń ṣe lẹ́yìn náà mà wa sese wa má ń ṣe iṣẹ́.

Báwo ni ìwà ìṣòwo rẹ ṣe rí? Ìwà ìṣòwo mi jẹ́ ìwà tó dára. Ìwà ọmọlúwàbí, ìwà tí oníṣòwo kọ̀ọ̀kan gbọ́dọ̀ ní láti máa wù. Torí bí èèyàn bá ṣe jẹ́ oníṣòwo, èèyàn gbọ́dọ̀ mọ bọ̀ tí ń bá èèyàn sọ̀rọ̀, èèyàn sì gbọ́dọ̀ ní ìwà gidi. Èèyàn gbọ́dọ̀ máa wu ìwà gidi sí àwọn oníbàárà àti sí àwọn olùrajà èèyàn. Ẹeyan gbọ́dọ̀ máa ṣe ìtọ́jú wọn dáradára. Ìyẹn gbọ́dọ̀ máa bá wọn sọ̀rọ̀ tọ̀wọ̀tọ̀wọ̀.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Mo máa ń lọ sí ilé ìjọsìn torí mo jẹ́ onígbàgbọ̀. Mo máa ń lọ sí ilé ìjọsìn ní ọjọ́ ìsinmi. Mo máa ń lọ sí ilé ìjọsìn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi. Gbogbo wá máa ń lọ sí ilé ìjọsìn kan náà là ń lọ. A máa ń lọ bẹ̀ ní ọjọ́ ìsinmi gẹ́gẹ́ bí ní agogo mẹjọ àárọ̀, a sì máa kúrò níbẹ̀ ní agogo mẹ́ta ọ̀sán ní gbogbo ọjọ́ ìsinmi.

Báwo ni o ṣe máà ń kojú àsìkò ìparí iṣẹ́? Mo máa ń kojú àsìkò ìparí iṣẹ́ gẹ́gẹ́ bí ìlànà tí mo là kalẹ̀ fún ara mi láti àárọ̀. Nítorí kí n tó kúrò ní ilé láàárọ̀, mà ti lá ìlànà kalẹ̀ bí mà ṣe se iṣẹ́ mi ní ọjọ́ náà. Tí mà ti parí iṣẹ́ mi tán tí mo sì ní ọjọ́ díẹ̀, mà á parí rẹ̀. Mà á dẹ̀ sọ fún ọ̀gá mi wípé mo ti fẹ́ máa lọ sí ilé. Mà á dẹ̀ gba ilé lọ, mà á lọ sinmi.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wo ìràwọ̀ torí ìràwọ̀ ní ẹwà púpọ̀. Ó dẹ̀ dára láti máa wo ìràwọ̀. Mo fẹ́ràn rẹ̀ gan-an ní alalẹ́. Alalẹ́ ni mo máa ń wo ìràwọ̀ kí n tó sún. Gẹ́gẹ́ bí aago mẹ́sàn-án sí aago mẹ́wàá alẹ́ kí n tó sún. Mo máa ń sùn ní gẹ́gẹ́ bí aago mọ́kànlá sí aago méjìlá ooru ni mo máa ń sùn. Mo jẹ ẹyọkan tó máa ń pẹ́ sùn gan-an nítorí mo ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí màá ṣe kí n tó sùn.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Mo máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Nígbà tí mo bá gba owó oṣù mi, ajọ máa ń náa ni èmi àtàwọn ọ̀rẹ́ mi, ṣùgbọ́n màá yọ díẹ̀ nínú rẹ̀, màá fi pamọ́, màá sì fi díẹ̀ ra oúnjẹ, ìyókù la jọ máa ná pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní ìta. Nítorí bí àwọn náà ṣe máa ń ṣe nìyẹn, wọ́n jé èèyàn kan tó máa náwó fún mi nígbà tí mi bá lówó lọ́wọ́. T’èmi náà bá sì ti gba owó oṣù mi, àjọ máa ń náa ni.

Tí o fẹ́ràn láti máa jí ní òru, bẹ́ẹ̀ni mo máa ń jí ní òru. Mo jẹ́ èèyàn kan tó máa ń jí ní dédé bí i ago kan sí ago méjì òru láti gbàdúrà sí ẹlẹ́da à mi. Nítorí àkókò ná jẹ́ àkókò tí ó ṣe pàtàkì nínú ayé ẹ̀dá. Ó sì jẹ́ àkókò tí ó dára jù kí èèyàn máa gbàdúrà sí olúwa ẹlẹ́dà rẹ fún oore, fún ọ̀pọ̀lọpọ̀ kí èèyàn sì tọ̀rọ̀ ǹkan tí èèyàn bá fẹ́.

Ṣé o ní ètò ààbò kọ̀m̀pútà? Bẹ́ẹ̀ni mo ní ètò ààbò kọ̀m̀pútà. Mo ní, wọ́n si tun máa ń fún wa ní ibi iṣẹ́ wa fún ẹnì kọ̀ọ̀kan láti dáàbò bo kọ̀m̀pútà rẹ̀. Wọ́n máa ń jẹ́ kí kọ̀m̀pútà pẹ́, èèyàn máa rí i lò fún ìgbà púpọ̀ kí èèyàn tó ra o mii. Ààbò kọ̀m̀pútà jẹ́ ǹkan tó ṣe pàtàkì fún ẹni tó ní kọ̀m̀pútà ní ati máa lò. Ó máa ń dáàbò bo kọ̀m̀pútà dáradára kí í jẹ́ kó tètè gbó àbí kó tètè bàjẹ́

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò. Mo máa ń fi fóònù mi pe ìpè fídíò tí mo bá fẹ́ pe ìyàwó mi nílé àbá àwọn ọmọ mi bá fẹ́ bá mi sọ̀rọ̀. A máa ń pe ara wa, a sì máa wojú ara wa láti inú fóònù sí fóònù. Fóònù jẹ́ ǹkan tó mún ayé rọrùn, ǹkan tó mún ayé rọrùn ni. Ó jẹ́ kí ǹkan, ó jẹ́ kí gbogbo ǹkan máa ń lọ déédéé. A ti ǹkan táwò pé kò n ṣeése tẹ́lẹ̀, wà di ǹkan tó ṣe ẹ́ hun ṣe.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Mo máa ń múra sílẹ̀ fún oníbàárà mi. Màá ti kọ gbogbo kan tí màá sọ fún un kalẹ̀. Tí kò fi ni jẹ́ pé nígbà tó bá dé níẹsẹ̀ máa ń tọ́ rẹ̀ káàkiri. Màá ti múra ìpàdé kalẹ̀. Gbogbo ǹkan tí màá lò níbẹ̀, màá ti ṣètò rẹ̀ kalẹ̀. Ǹkan tí màá sọ fún oníbàárà mi, màá ti mọ̀ kó tó dé.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́ ní ọ̀nà tó dára jù lọ. Mo máa ń wùwà gidi sí wọn, mo sì máa ń ṣe iṣẹ́ mi ní àṣépé, tí kò fi ní sí ìjà láàárín wa. Mo sì máa ń bọ̀wọ̀ fún wọn. Mo máa ń bá wọn sọ̀rọ̀ ní ọ̀nà tí ọmọlúàbí pẹ̀lú ìkàrà másìkì.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? A! Mi ò dúró rẹ rí. Gbogbo ìgbà kú gbà ni mo máa ń lo ẹ̀rọ ayárabíàṣá, nítorí ó jẹ́ ǹkan tí ó pàtàkì, ǹkan ìlò fún ibi iṣẹ́ mi. Mo máa ń lo gan-an, ojoojúmọ́ sì ni mo máa ń lò ó. Mi ò tí ì pàjẹ́ fún ọjọ́ kan rí láì lò ó, gbogbo ìgbà kigbà ni mo máa ń lò ó.

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Mo máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan nígbà tí òjò bá ń rọ̀. N tí mo máa ń ṣe? Maa n. Wọn máa ń dì mọ̀ bọ́ya o ká mi mọ ilé àbí ibi iṣẹ́. Tí mo bá wà ní ibi iṣẹ́ tó jò bá ń rọ, màá mu coffee gbóná, kára mi lè bá, kára mi lè bá máa kọ́kọ́ lè bá ma baà tutù nítorí tó jó bá ń rọ, gbogbo ẹ̀ máa n tutù ni. Ṣùgbọ́n tí mo bá wà ní ilé tó jó bá ń rọ, màá gbéyànjú àti lọ sùn.

Se o máa ń mu òògùn lójoojúmọ́. Rárá o, mi kì í mu òògùn lójoojúmọ́. Ẹ̀kọ̀kan tàrà mi ò bá yá ni mo máa ń mu òògùn. Kára mi le báà lè koko. Àbí nígbà tí mo bá rí pé mi n really hùwà bó ṣe yẹ kí n hùwà, àbára mi ò lè bó ṣe yẹ kó le. So màá gbìyànjú àti lọ ra òògùn lílò ní ọ̀do àwọn tó ń tà àbí kí n lọ sí ọsípítù fún ìyẹ̀wo.

Ṣé o ti lu etí rí? Rárá o, mi ò lu etí rí. Ọkùnrin ni mí, gẹ́gẹ́ bí ìlànà ìdílé àti ẹ̀sìn wa kò dára kí ọkùnrin má a lu etí. Mi ò tí ì lu etí rí, mi sì ní ní ọkàn ní à ti lu etí. Kò dára láti má a lu etí ní ìdílé wa. Ṣùgbọ́n tó bá jẹ́ obìnrin o lè lu etí. Ṣùgbọ́n ìdílé wa kò fi àyè gba àti ẹ̀sìn wa kò fi àyè gba ọkùnrin láti lu etí.

Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù ni orin Fuji. Orin Fuji jẹ́ orin tí mo máa ń gbọ́ dáadáa. Wọn maa Ó jẹ́ orin tó máa ń mú egun mi le tó de máa ń jẹ́ kí ara mi yá ga ga ṣiṣẹ́. Mo máa ń gbọ́ orin Fuji tí Pasọ àbí Saheed Osupa kọ. Orin Fuji jẹ́ orin ìjìnlẹ̀ tó máa ń fi ń kí orílè ó sì jẹ́ orin ìdárayá.

Iru ẹ̀bùn wò ní o fẹ́ràn láti máa fún àwọn ènìyàn? E ẹ̀bùn tí mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn jẹ́ ẹ̀bùn owó. Mo fẹ́ràn láti máa fi owó fún àwọn ènìyàn ní ẹ̀bùn, nítorí owó jẹ́ ǹkan pàtàkì tó ṣe ra ọ̀pọ̀lọpọ̀ ǹkan. Owó ni mo fẹ́ràn jù láti máa fún yàn, wọ́n sì máa ń gba lọ́wọ́ mi tìfé̀tìfé̀

Ṣé ẹ̀yin máa ń fọ́ ọ? Rárá o, ẹ̀yin kì í fọ́ mi, bẹ́ẹ̀ ni kò sì ń ro mí. Nítorí mo jẹ́ ǹkan tí kèké jẹ ǹkan jẹ̀díjẹ̀dí dáradára. Mo sì máa ń lo agbo jẹ̀dí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àti pé mo sì tún máa ń se eré ìdárayá láti jẹ́ kí eegun mi ná. Mo sì tún máa ń lo òògùn nígbà mi tí mo bá rí pé mi o gbádùn àbí tí ẹyin mi ò bá ṣe dáradára.

Kókó ẹ̀kọ́ wò ni o fẹ́ràn jù nígbà tí o wà ní èwe? Ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà tí mo wà ní èwe ni ẹ̀kọ́ láti má a sọ èdè gẹ̀ẹ́sì. Nítorí mo jẹ́ ènìyàn kan tó fẹ́ràn láti má a sọ èdè gẹ̀ẹ́sì púpọ̀ púpọ̀. Mo sì má a fẹ́ràn áti lọ sí ẹ̀kọ́ náà, kán kọ́ mi láti má a sọ èdè gẹ̀ẹ́sì. Nítorí pọ́ jẹ́ èdè tí mo fẹ́ràn, tó sì wù mí láti sọ ní ọjọ́ iwájú.

Sè o wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́, mi ò wọ aṣọ àkayòrí rí ní ibi iṣẹ́ mi. Ó ṣe ní àwọn ojúlówó aṣọ tí mo máa ń wọ̀ lọ sí ibi iṣẹ́ lójoójúmọ́. Wọ́n ní àwọn aṣọ tà àwọn elèyíbò ń pè ní sùùtù. Sùùtù ni wọ́n máa ń wọ̀ pẹ̀lú bàtà tàwọn olóyìǹ bò ń pè ní sùù ni mò ń sábà máa ń wọ̀ ní gbogbo ìgbà. Aṣọ àkayòrí mi ò wọ̀ lọ sí ibi iṣẹ́ rí.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Bẹ́ẹ̀ni, mo máa ń pa a sára, pàápàá jùlọ nígbà tí mo bá ń lọ sí òde àbí nígbà tí mo bá ń lọ sí òde àríyá, àbí nígbà tí mo bá ń lọ sí mí́tíìnì tó ṣe pàtàkì. Mo má ń pa ọ̀ṣọ́ sára láti jẹ́kí o bu ẹwà ara mi jáde kì sì dùn wò ní ọmọkùnrin. Mo sì fẹ́ràn rẹ̀ púpọ̀ púpọ̀ torí owó ńlá ni mo fi ra àwọn ǹkan náà.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Ẹ̀ya àṣà tí ẹmí máa ń ṣe jẹ́ àṣà ilẹ̀ Yorùbá. Àṣà wa sì ni wípé, àbúrò gbọdọ̀ máa bọ̀wọ̀ fún ẹ̀gbọ́n. Kò sí bóṣe fẹ́ dàgbà tó, o sì gbọdọ̀ má bọ̀wọ̀ fún òbí rẹ torí àwọn òbí jẹ́ nǹkan pàtàkì tí a kò fi ṣeré ní àṣà wa. A máa bọ̀ àwọn òbí wa ní gbogbo ìgbàkígbà tí a bátí ti rí wọn torí àwọn ni ẹni tó bí wa.

Só o má ń di ọjà ààbò nígbà tí o bá wà nínú ọkọ̀, bẹ́ẹ̀ni mo má ń di ọjà ààbò tí àwọn olóyìnbo ń pè ní seat belt. Mo má ń dìi dáradára nítorí ó má ń jẹ́ kí a déna ásídẹ́ntì àti ìjàmbá. O jẹ́ nǹkan tó jẹ́ nǹkan pàtàkì kí gbogbo èèro kó lòó nígbà tí ọkọ̀ bá ti gbéra láti má rìn.

Ìgbà mélòó ni o máa ní ìpàdé lọ́sẹ̀ ọ̀sẹ̀? Mo máa ní ìpàdé ní ẹ̀ẹ̀mẹta ní gbogbo ọ̀sẹ̀. Ìpàdé àkọ́kọ́ tí mo máa ní láàárín ọ̀sẹ̀, ìpàdé tí èmi máa kọ́kọ́ ṣé pẹ̀lú ọ̀gá mi, a máa jọ ṣe ìpàdé. Ìpàdé kejì ni ìpàdé tí a máa ṣe pẹ̀lú àwọn ìyókù mi tí a jọ wà ní ibi iṣẹ Ìpàdé kẹta ni ìpàdé tí a máa bá àwọn oníbàárà wa ṣe lẹ́ẹ̀kan ló ṣe.

Ṣé o mọ̀ bí a ti ń yá àwòrán? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti máa ń yá àwòrán gan. Àwòrán jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Nígbà tí mo bá parí iṣẹ́ tí nbàa ní ǹkan tí mo fẹ́ ṣe mọ́, só mo máa ń ya àwòrán. Mo máa ń ya ọ̀pọ̀lọpọ̀ ǹkan. Mo lè ya èèyàn, mo sì lè ya ilé, mo tún lè ya ilẹ̀, mo sì tún lè ya àwọn ǹkan ìṣeré ọmọdé.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdánì lẹ́ẹ̀kọọkan. Mo sì fẹ́ràn eré yẹn dáradára. Mo máa ń sí pẹ̀lú àwọn alájúgbó mi tàbí àwọn ọ̀rẹ́ mi, pàápàá jù gan an mo máa ń sí pẹ̀lú àwọn ọmọ mi nígbàtí gbogbo wa bá wà ní ilé tá a bá ṣe nǹkankan.

Ṣé o ní aṣọ wíwẹ́? Mo ní aṣọ tí mo máa ń fi ń wẹ̀, mo ní. Mo máa ń lò ó nígbà mìíràn tí mo bá fẹ́ wẹ̀. Ìgbà mí ì misí kí lò nígbà tí mo bá fẹ́ wẹ̀, bọ̀ mo ní aṣọ yen. Gbogbo wa láfẹ̀ ní ìtàn nínú mọ̀lẹ́bí wa. Màmá mi ló máa ń ra fún wa nígbàta wa ní kékeré. Won si tun máa ń rà fún wa náà di sí ìta tún ṣe di àgbà, torí ó jẹ́ ẹnìkan tó like wọ́n máa ra nǹkan fún àwọn ọmọ rẹ̀

Ṣé o ní ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo lọ́kọ̀ ayọ́kẹ́lẹ́ kan tí mo máa ń gùn lọ sí ibi iṣẹ́ tí mo sì máa ń gbé jáde. Mo tún máa ń gbé lọ sí ilé ìjọsìn ní gbogbo ọjọ́ ìsinmi. Ọkọ̀ yẹ̀ jẹ́ ọkọ̀ tí mo fẹ́ràn jù ọkọ̀ tó wù mí látìra ni mò ń lò. Mo sì máa ń da epo sínú rẹ̀ ní ẹ̀ẹ̀kan láàrin ọ̀sẹ̀. Mo má a ń da epo ẹgbẹ̀rún mẹ́wàá ní gbogbo ọ̀sẹ̀.

Se o má ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Rárá o, mí kì í jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Ètò àti ìlànà ilé iṣẹ́ wa kò fàyè gbá kí a máa jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà wa. Ọ̀gá Lisa ó sì fàyè gbá kí a máa bá àwọn oníbàárà jẹun papọ̀. Ẹni kọ̀ọ̀kan máa ń dá jẹ oúnjẹ tirẹ̀ ní ọ́fíìsì tirẹ̀ ni.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ilé? Mo máa ń lo àkókò nígbà tí mo bá wà ní ilé gẹ́gẹ́ bí o ti wù mí. Nísorí mi ò ní ǹkan kan tó ṣe pàtàkì láti ṣe lọ́jọ́ tí mo bá wà ní ilé. Mo sì máa n wà ní ilé ní ọjọ́ ìsinmi ni mo máa fi ń gbé ilé jù. Mo sì máa ń fi ń seré pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi ni.

Báwo ni o ṣe máà ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Ìgbà tí mo máa ń lò pẹ̀lú àwọn ẹbí mi jẹ́ ìgbà tí ó dára jù tó sì máa ń wù mí jù. Nítorí náà, mo máa ń lo ọ̀pọ̀lọpọ̀ àkókò pẹ̀lú àwọn ẹbí mi. Àwọn ẹbí mi jẹ́ àwọn èèyàn tó ṣe pàtàkì sí mi, tí mo sì gbọdọ̀ tọ́jú, tí mo sì gbọdọ̀ wà pẹ̀lú wọn. A máa jẹ́ ń sọ̀rọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà àti fún ọ̀pọ̀lọpọ̀ àkókò gan.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn kan tó máa ń tètè jí láààrọ̀ mọ́jú. Nítorí mo ní láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan láàrọ̀ kùtùkùtù kí n tó lọ sí ibi iṣẹ́. Wọ́n sì gbọdọ̀ tètè dé ibi iṣẹ́ ní àárọ̀ ní ago méje àárọ̀. Fún ìdí wọ̀nyí, mo máa ń tètè jí láàrọ̀ kùtùkùtù boyáá bí ago márùn ni mo máa ń jí lójoojúmọ́.

Ṣé o mọ̀ bí a ti ń wẹ? Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń wẹ. Ìyá mi àti bàbá mi jẹ́ ẹni tó kọ́ mi bí a ti ń wẹ nígbà tí mo wà ní kékeré. Nígbà tí mo kéré gan, ìyá mi ló máa ń wẹ mi. Bàbá mi na si tun máa ń wẹ mi nígbà mi. Ṣùgbọ́n nígbà tí mo bẹ̀rẹ̀ sí dágbà sókè, ìyá mi máa ń kọ́ mi bí èèyàn tí máa ń fi kain-kain àtọmí àtọ̀sẹ́ wẹ, tí èèyàn sì máa ń fi gbogbo ara láti wẹ gbogbo ìdọ̀tí ara dànù.

Kí ni ìlànà ìpolówó rẹ? Mo máa ń polówó ní ọ̀pọ̀lọpọ̀ ìlànà. Mo máa ń polówó pẹ̀lú ẹ̀rọ ayélujára, mo sì máa ń fi kọ̀m̀pútà mi náà polówó ohun tí mò ń ta. Ṣùgbọ́n nígbà mí, mo máa ń lọ sí àárín ọjà láti lọ kéde ohun tí mò ń ta fún àwọn ará ọjà. Kànlẹ̀ bá mọ ohun tí mò ń ta tán ṣì lè wá bá mi ra ọjà.

Báwo ni o ṣe máa ń gba iyì ní ibi iṣẹ́? Mo máa ń gba iyì ní ibi iṣẹ́ láti ọ̀dọ̀ ọ̀gá mi bíi kó fún mi ní owó. Ọ̀gá mi jẹ́ ènìyàn kan tó fẹ́ràn láti máa fún èèyàn ní owó láti mú orí èèyàn wú àti láti kí èèyàn máa ṣe dáradára lọ síwájú. Mo sábà máa ń gba owó iyìn láti ọ̀dọ̀ ọ̀gá mi nígbà tí mo máa ṣiṣẹ́ kárakára tí ó sì mú èsì àyò jáde.

Tí ó máa ń kọrin kẹ́lẹ́, hm, bẹ́ẹ̀ni mo máa ń kọrin kẹ́lẹ́. Pàápàá jùlọ nígbà tí mo bá fẹ́ sùn lálẹ́ ni mo máa ń kọrin kẹ́lẹ́kẹ́lẹ́. Ó jẹ́ ǹkan tó máa ń tètè jẹ́ kó orun kùn mí, tí mi sì ni ní mọ gbà tí màá sùn lọ. Ó jẹ́ ǹkan tí mo máa ń sá bà á lójú láìmọye ìgbà. Ó tẹ́jẹ́ ǹkan tó jí mi lọ́wọ́ tí mo bá fẹ́ sùn, tí màá sì bẹ̀rẹ̀ sí ní kọrin. Ìgbà tá bá fi rí bí iṣẹ́jú ogún, màá sùn lọ.

Se o má ń lo ọ̀pá ìfà múra nígbà tí o bá ń mu oun mímu, mo má ń lo, mo má ń lo ọ̀pá ìfà múra nígbà tí mo bá ń mu kọfí àbí tí mo bá ń mu tíì mo má ń fi mu. Ó jẹ́ nǹkan tó rọrùn láti máa fi mu nǹkan mímu ó sì má ń dáàbò bo eyín.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń ra ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ìgbà mí mo lè wà ní orí fóònù mi kí n máa wo ohun tí ń ṣẹlẹ̀ ní àgbáyé. K'éyan nǹkan kan polówó ọjà wá. Tọ́ bá jẹ́ nǹkan tí mo fẹ́rán, màá ní kó bá mi mú wá, màá sì san owó fún un. Kí ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ nǹkan tó rọrùn, ṣùgbọ́n èyìn gbòdo máa funra nítorí àwọn mií ìfise gbájúẹ̀ tí wọ́n fi ń gbowó lọ́wọ́ èyàn, tọ́ sì ní bá èyàn mú nǹkan tí èyìn fẹ́ rà wá. So fún ìdí èyí, èyàn gbọ́dọ̀ wádìí bí tí ń fẹ́ ra nǹkan dáradára. Kí èyàn má dàjú wípé lóòtọ́ ni í ń ta nǹkan, ó sì máa ń fi nǹkan tí èyìn bá rà jíṣẹ́ fún èyàn.

Ṣé o ní irun'gbọ̀n? Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n. Irungbọ̀n mi sì rọra ga díẹ̀, ṣùgbọ́n mo máa ń fa irungbọ̀n lẹ́ẹ̀kọ̀kan tó bá n yún mi. Mo máa ń fa lẹ́ẹ̀kọ̀kan, ṣùgbọ́n mo sì tún ní irun'gbọ̀n díẹ̀ tó sì tún wú. Ó rọra ga díẹ̀, sugbon kọ̀ ga púpọ̀. Nítorí pé mo máa ń fa ni o. Mo jẹ́ ẹyankan tó ní irun ọ̀gbọ̀n gan an.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Bẹ́ẹ̀ ni mo máa ń fi pamọ́ sórí cloud lórí fóònù mi. Cloud jẹ́ nǹkan tó máa ń dáàbò bo fáìlì. Tíkí sì jẹ́ kó sọ nù rárá. Ó jẹ́ ọ̀nà tí èèyàn fi ń dáàbò bo fáìlì èèyàn àti ọ̀nà tí èèyàn fi ń fi pamọ́ láti jẹ́ kí àwọn tí èèyàn fẹ́ kó rí kó má rí.

Ṣé o fẹ́ràn lọ sí etíkun? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn rẹ̀ dáadáa. Mo sì máa ń lọ sí etíkun ní àìmoye ìgbà. Sugbọn èyí tí mo lọ kányìn ní Èkó ni nígbà tí mò ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi. Mo lọ síbẹ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi. A lọ síbẹ̀ láti lọ se ayẹyẹ ọjọ́ ìbí mi. Mo sì náwó fún wọn níbẹ̀, mo ra aṣọ fún wọn, mo ra ọ̀pọ̀lọpọ̀ nǹkan mèremère fún wọn. A sì tún ya ọ̀pọ̀lọpọ̀ àwòrán níbẹ̀ pẹ̀lú.

Ṣé o ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ sí ìlú mìíràn rí pẹ̀lú ọkọ̀ òfuurufú. Mo lọ sí ìlú mìíràn tí mo lọwó. Ọ̀rẹ́ mi kan níbẹ̀ nílùú òkèèrè. Mo sì lo ọjọ́ mẹ́ta níbẹ̀. Ọjọ́ méjì ni mo fi wà lórí afẹ́fẹ́ tí mò ń fẹ́ lójú òfuurufú torí ìlú yẹn gan, ilu yen jìnà gan an sí ọ̀dọ̀ mi tí mò ń gbé.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

Ṣé o ní ẹranko ọ̀sìn? Bẹ́ẹ̀ni, mò ń sin ajá. Mọ́lájá kan tí mò ń sin. Orúkọ rẹ̀ ni Tánmọ́lá. O jẹ́ ajá tí mo nífẹ̀ẹ́ sí púpọ̀. Mo sì fẹ́ràn rẹ gan-an. Ajá gidi ni. Ó máa ń tẹ̀lé mi bí ọ̀rẹ́ mi, ó sì máa ń dáàbòbò mi. Ó sì tún máa ń dáàbòbò ilé wa pẹ̀lú torí kì í sùn lóru. Tó bá ti rí àjoji ẹyan tó wọlé, yóò máa gbó káàkiri ni. O jẹ́ ajá gidi kì í sì bù eyàn jẹ.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Mo ma ń rí ìpèsè àwọn ohun èlò bóyá kí n rà lọ́jà àbí kí n gbà látọ̀dọ̀ èèyàn, àbí kí n sọ̀rọ̀ rẹ̀ fún ìgbà díẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo ma ń lọ ra wọ́n lọ́jà ni. Nígbàtí mo bá ti gba owó oṣù mi ni màá lọ ra gbogbo ohun èlò tí mo nílò.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Mo wà ní ojú òpó ayélujára tó dára jù, táwọn òyìnbó ń pè ní MTN. O ni ojú òpó ayélujára tí mò ń lò. Nítorí Íńtánẹ́ẹ̀tì wọn máa ń dára. Nẹ́tíwọ̀kì wọn sì máa ń wà nígbàkúgbà tí mo bá fẹ́ lò tàbí nígbà tí mo bá fẹ́ lò WiFi mi. O jẹ́ ayélujára tó yára gan an.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún ni oṣù àkọ́kọ́. O jẹ́ oṣù tó ní ìtùmọ̀ sí ayé mi gan an. Nítorí oṣù yen gangan ni wọ́n bí mi. Oṣù yen ni ọjọ́ ibí mi. Oṣù yen ni mo máa n ṣe ayẹyẹ ọjọ́ ibí mi. Nítorí ìdí wọ̀nyí, oṣù àkọ́kọ́ jẹ́ oṣù tí mo fẹ́ràn jù, tí mo fẹ́ràn jù lọ nínú gbogbo oṣù.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Mo máa ń fọ ọkọ̀ mi ní èèkàn lọ́sẹ̀. Mo máa ń fọ ní ọjọ́ ìsinmi, nítorí ọjọ́ ìsinmi ni ọjọ́ tí mo máa ń gbé lé, tí mo sì máa ń ráyè. Tí mo bá ti ti ilé ìjọsìn dé ní ọjọ́ ìsinmi gẹ́gẹ́ bí aago mẹ́ta ni mo máa ń fọ ọkọ̀ mi pẹ̀lú àwọn ọmọ mi. La máa jọ ń fọ. Ọjọ́ ìsinmi ni ọjọ́ tí wọ́n máa ń fọ ọkọ̀, wọ́n sì máa ń fọ dáradára. Wọ́n máa ń fi omi, ọṣẹ àti kànìkànì fọ, máa ń fi gbogbo ara rẹ̀ kó lè bá a mọ́.

Tí o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè. Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìgbésókè nígbà tí mo bá wà nílé. Mo máa ń fi pé àwọn ọ̀rẹ́ mi tó wà ní òkè òkun tí a fẹ́ bá ara wa sọ̀rọ̀. Mo máa ń lo ẹ̀rọ ìgbésókè. Ó jẹ́ ẹ̀rọ tí mo nífẹ̀ẹ́ sí láti máa lò nítorí ó wúlò fún mi gan an. Ó jẹ́ ẹ̀rọ gidi, ẹ̀rọ tó ní àìmọye àǹfààní tó máa ń pèsè fún mi ni ó jẹ́

Ṣé o ti sìnà rí? Bẹ́ẹ̀ni mo ti sìnà rí lẹ́ẹ̀kan. Lojọ̀ tí mo fẹ́ lọ wo ọ̀rẹ́ mi kan ní ìlú Ibadan lọ́jọ́ náà lọ́hùn ni mo si ọ̀nà tí n mọ ibi tí mò ń lọ mọ́. Mo sì gbìyànjú sí pé ọ̀rẹ́ mi náà, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ kọ̀ lo. Ṣùgbọ́n Ọlọ́un padà bá mi ṣe o. Ó padà lọ, ó sì padà wá mú mi níbi tí mo wà lọ́jọ́ náà lọ́hùn.

Ṣé o mọ̀ bí a ti ń pa ẹja? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń pa ẹja. Mo máa ń fi ìwọ̀ pa ẹja. Mo máa ń fi ìwọ̀ ní odò tí ẹja bá wá. Màá fi èkòló sí ẹnu ìwọ̀ náà. Èkòló yẹn ni àwọn ẹja máa tọ̀ wá ní àti jẹ. Sùgbọ́n nígbà tí wọ́n bá gbìyànjú láti jẹ èkòló náà ni ìwọ̀ máa há wọ́n ní ẹnu tí màá sì fa wọ́n jáde síta.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Bẹ́ẹ̀ni, mo máa ń ya àwòrán lẹ́ẹ̀kọ̀kan. Mo máa ń yà wọ́n nígbà tí mo bá wà ní ibi iṣẹ́ tí mo bá wọ aṣọ tó dára jù lọ àbí nígbà tí mo bá lọ sí òde torí nígbà náà màá dún wò lọ́mọkùnrin. Ìgbà náà mo máa ń ya àwòrán. A sì máa ń ya àwòrán ní ìdílé wa ní gbogbo ọjọ́ ìsinmi tí a bá pàdé ní ilé ìjọsìn. Gbogbo wá máa ń jọ́ ya àwòrán papọ̀

Se o fẹ́ràn pínpín oúnjẹ. Bẹ́ẹ̀ ni mo máa ń pín oúnjẹ mi fún àwọn ará ibi iṣẹ́ wa nígbà tí mo bá wà ní ibi iṣẹ́. Nítorí mo jẹ́ ènìyàn kan tí ó fẹ́ràn láti máa fún èèyàn lóúnjẹ àti kó máa ràn yàn lọ́wọ́. Tí mo bá ríi wí pé òun rí nǹkan tí ó fẹ́ jẹ, kàkà ká lọ ra oúnjẹ níta, màá ní kí wọ́n pín díẹ̀ níbi oúnjẹ tí mo gbé wá ká jọ jẹ papọ̀. Àbí kí n bo fún wọn lọ́tọ̀ kó ní ká lọ kó jẹ títí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ rẹ? Mo máa ń ṣe ètò àwọn ìṣòro kọ̀ọ̀kan ní àárín àwọn ẹlẹgbẹ́ mi. Bí i kíkọ́kọ́ yen anana ibi tí ìṣòro ti wá, màá gbìyànjú àti mọ ẹni tó jẹ̀bi àti ẹni tó fa ìṣòro àti nǹkan náà tó fa ìṣòro tá n dojú kọ. Màá sì gbìyànjú àti dénà rẹ̀. Tó bá jẹ́ wípé a need láti ra nǹkan ni, màá gbìyànjú àti fọwọ́lẹ̀ ní àpò ara mi láti ra nǹkan náà láti lè borí ìṣòro.

Omi tó máa ń mu ní ojoojúmọ́ pọ̀ tó, o jẹ́ bí hun kan tó ṣe pàtàkì. Omi tí mo máa ń mu ní ojoojúmọ́, ó máa ń tó lítà mẹ́ta sí márùn ún lójoojúmọ́. Ṣùgbọ́n ó ma ń ní lọ́wọ́ bí ojú ọjọ́ ṣe rí. Bí ó jẹ́ pé ojú ọjọ́ bá gbóná gan, màá mu omi gan. Ṣùgbọ́n tí ojú ọjọ́ bá tutù, mi kì í sábà mu omi púpọ̀ lọ́jọ́ náà.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Rárá o, mo jẹ́ ẹ̀yàn kan tó má ń jẹ ẹran gan. Mọ́ like ẹran jíjẹ nítorí ẹran ní ọpọlọpọ àádùn àti àwọn èlò. Ẹran má ń pèsè àwọn èlò tó ṣe ànfàní f'ára.

Tí o máa ń rìn ní àlàáfíà. Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà ní gbogbo ìgbà. Mi ò ní ìfòyà tàbí ríro ibi nígbàkigbà tí mo bá ń rìn. Nítorí mo mọ̀ pé tí ọwọ́ mi dára, mo máa ń rìn pẹ̀lú àlàáfíà nígbàkiigbà tí mo bá ń rìn. Ẹ̀rù kì í bá mi, bẹ́ẹ̀ni mi kì í fòyà àti rìn níta gbangba.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń gbọ́ orin. Orin tá a ń pè ní orin fújì ni mo máa ń gbọ́ nígbà tí mo wà nínú ọkọ̀. Orin fújì tí mo sì fẹ́ràn jù lọ ni orin Paso. Ó jẹ́ olùkọ́ orin tí mo fẹ́ràn jù, òun sì ni mo máa ń gbọ́ jù ní gbogbo ìgbà.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Mo máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ pẹ̀lú ìwa omoluàbí, àti ìrẹ̀sílẹ̀ ọkàn. Mo máa ń bá wọn sọ̀rọ̀ ní ọ̀nà tó dára jù lọ. Mo ò dẹ̀ máa ń sọ òdodo fún wọn. Nítorí ìdí wọ̀nyí, àwọn oníbàárà ń fẹ́ràn mi púpọ̀ ju gbogbo àwọn tá jo si ṣe lọ. Torí wọ́n mọ̀ wípé màá sọ ohun tó jẹ́ òdodo àti òtọ́ oro fún àwọn.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Mo máa ń tọ́jú ara mi ní ọ̀nà kanáà. Ìtọ́jú ara mi jẹ́mílógun gan an. Nígbàkigbà to bá ti rẹ̀mí, yálà tí mo wà ní ibi sí àbí tí mo wà nílé, mà á ní láti kọ́kọ́ sinmi ná. Mo sì máa ń máa ń dájú wípé n ò ń gbìyànjú àti jẹun tó dára jù lọ.

Kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Mo, mo fẹ́ràn láti jẹ́ kí òṣìṣẹ́ tuntun kọjá ẹni tí ó fẹ́ràn iṣẹ́ ṣíṣe, kó sì jẹ́ olóòótọ́ ènìyàn àti olódodo. Mo kórìíra ẹni tó bá ti máa ń parọ́ àti ẹni tó bá ti jẹ́ ọ̀lẹ ní ẹnu ìṣẹ́ rẹ̀. Mo fẹ́ràn kí òṣìṣẹ́ tuntun kó jẹ́ ẹni tí ó fẹ́ràn ìṣe tó máa ń ṣìṣẹ́ àsekára tó sì jẹ́ olódodo ènìyàn.

Ibo ní ọ fẹ́ lọ sí ìsinmi? Mọ fẹ́ràn kí n máa ń lọ sí ilé ìwò sinimá ní ọjọ́ ìsinmi. Ilé iwọ sinmi, sinimá ní mọ n fẹ má wà sinmi. Láìmọye ìgbà tí mo bá ti ṣe iṣẹ́ gan an tó ha tí rẹmi mi, màá lọ wọ sinimá fún ìgbà díẹ̀ láti jẹ́ kí ará mi bọ́ sípò padà.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Rárá o, mi kì í jẹun nínú ọkọ̀ mi rárá. Nítorí ọ jẹ́ ìwà tí kò dára. Inú ọkọ̀ kì í ṣe ibi jíjẹun, kì í ṣe ilé ìjẹun rárá. Tí mo bá fẹ́ jẹun, màá ní láti sọ̀kalẹ̀. Bá yá lọ sí ọ́fíìsì mi kí n lọ jẹun. Àbí tí mo bá wà nílé, kí n lọ sí ilé ìjẹun nínú ilé kí n sì jẹun níbẹ̀

Ṣé o fẹ́ràn jíjó? Hmm, mo máa ń jó, mo máa ń jó lẹ́ẹ̀kọ̀kan. Tí inú mi bá dùn, àbí tí mo bá fẹ́ dárà mi yá, àbí tí mo bá lọ sóde táa ti ń kọrin táa ń lu ìlù, màá ní láti jó, kí àwọn eyan sì wà ná mi lówó. Mo fẹ́ràn ijó jíjó, mo má ń kọ lẹ́ẹ̀kọ̀kan tí mo bá ti rí ayé.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Mo máa ń kí gbogbo ènìyàn tọ̀wọ̀tọ̀wọ̀ torí màá ń fẹ́ wúwa ọmọlúwàbí. Èèwọ̀ ọmọlúwàbí ni kó kí gbogbo ènìyàn tó bá ṣeré tọ̀wọ̀tọ̀wọ̀. Kò báà jàgbá, kò báà jẹ́ wẹ Mo fẹ́ràn kí máa kí àwọn ènìyàn tọ̀wọ̀tọ̀wọ̀ pẹ̀lú àpọ́nlé.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Ìgbà tí ó kẹ́yìn tí mo lọ rí dókítà mi ni oṣù tó lọ, ni mo lọ rí dókítà mi fún àyẹ̀wò. O sì yẹmi wò pérepére. O sọ wípé ara mi lé koko, ǹkan kan ò ṣe mí. Mo máa ń rí dókítà dáradára. Mo máa ń rí wọn ní gbogbo oṣù. Ni mo máa ń rí dókítà láti lọ se àyẹ̀wò ara mi.

Ṣé o fẹ́ran oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ni, mo jẹ́ èèyàn kan tó máa ń jẹ ata pípọ́. Oúnjẹ tó bá ní ata ni mo fẹ́ran jù láti máa jẹ. Torí ó máa ń jẹ́ kí n wà ní àlàáfíà àti pípeye ọkàn. Mo like ata láti máa jẹ, pàápàá jù ata òjọ́. Mo fẹ́ràn rẹ̀ gan láti máa jẹ.

Kí ni o máa ń fọn ní ìtara ní ibi iṣẹ́? Ńtọ́ máa ń ta mi lára ní ibi iṣẹ́ ni nígbà tí mo bá rí bí àwọn ènìyàn ṣe ń bá oníbàárà sọ̀rọ̀ ní ọ̀nà tí kò yẹ kí wọ́n bá wọn sọ̀rọ̀. O jẹ́ ǹkan tó máa ń mú nu bí mi gan an. O si jẹ́ ǹkan tí mo korira, mi fẹ́ràn rẹ̀ rárá. Ìgbà kí ìgbà tí mo bá ti ṣe alábàápàdé irú ǹkan bẹ́ẹ̀, mo máa ń bá ẹnikẹ́ni tó bá ń bá oníbàárà sọ̀rọ̀ lọ́nà tí ò dáa já.

Oṣù wo ni a bí o? Ìbéèrè tó ṣe pàtàkì ni ìbéèrè eleyii. Oṣù ta bí mi ni oṣù àkọ́kọ́ nínú ọdún ó sì jẹ́ oṣù tí mo fẹ́ràn jù lọ, torí oṣù náà ni mo máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi. Oṣù yẹn, o je osù tó jẹ́ tó ní pàtàkì, tó sì ṣe gbòógì nínú ayé mi. Oṣù gidi ni oṣù náà, oṣù tí mo sì fẹ́ràn jù lọ ni.

Ṣé o máa na ara rẹ? Bẹ́ẹ̀ni, mo máa na ara mi láti jẹ́ kí ara mi lé koko àti láti de inà àìsàn, àti láti dè inà ara ríro àti ọ̀pọ̀lọpọ̀ ikan. Mo máa na ara mi ní amọye igbà gàn. Ara nína jẹ́ ǹkan tí ó máa mú inú mi dùn lọ́pọ̀lọpọ̀. Mo sì máa na ara mi ní gbogbo ọjọ́ ìsinmi.

Nígbà wo ni o kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́? Ìgbà tí o kẹ́yìn tí mo gbé kalẹ̀ iṣẹ́ jẹ́ ìgbà tí mi kì í fẹ́ràn àti rántí, nítorí kì í jẹ́ ohun tó máa ń dùn mọ̀ mi. Ṣùgbọ́n mo nílá láti ṣé. Ìgbà tí o kẹ́yìn jẹ́ oṣù tó lọ. Oṣù tó lọ ni mo gbéṣẹ́ kalẹ̀.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni àkàrà olówó. Ó je akara tí mo fẹ́ràn jù láti máa fi mu kókó àbí láti fi jẹ búrẹ́dì. Àwọn àkàrà tí mo fẹ́ràn jù ni, nìyẹn. Mo fẹ́ràn rẹ̀ gan mo sì máa ń jẹ ẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láìmọye.

Ṣé o fẹ́ràn jìyàn? Mi n jẹ́ ènìyàn kan tó fẹ́ràn ìyàn jíjà. Mi ò fẹ́ràn rẹ̀ rárá. Pẹ̀lú mo kórira ẹnitobá máa ń jìyàn gan, torí ìyàn jíjà máa ń mú ariwo dání àti ìjà. Nítorí rẹ̀ náà mo kórira ìyàn jíjà. Mi n fẹ́ràn ìyàn jíjà rárá. Ó jẹ́ ǹnkan tí mo bínú sí tí mo sì kórira sí.

Kíni ó máa ń jẹ ní ọ̀sán? N tí mo máa ń jẹ ní ọ̀sán jù ni ìrẹsì àti ẹ̀wà. Pàápàá jùlọ tí mo bá wà, wà nílé ní ọjọ́ ìsinmi. A máa ń jẹ ìrẹsì àti ẹ̀wà ní ọjọ́ ìsinmi gan ni. Nítorí òbí mi àti àwọn mọ̀lẹ́bí mi máa wà nílé láti jẹun papọ̀

Se ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn, jí? Bẹ́ẹ̀ni, láti darí àwọn ènìyàn jẹ́ ǹkan tó rọrùn fún mi. Mo dẹ̀ ní ìmọ̀ púpọ̀ púpọ̀ láti máa darí àwọn ènìyàn. Di darí ènìyàn jẹ́ ǹkan ti ó rọrùn fún mi gan tí mo sì máa ń fẹ́ràn si láti ṣe. Nítorí ọ jẹ́ ọ̀kan nínú àmì àṣáájú. Fún ìdí eyi mọ̀ like kin máa dárí àwọn ènìyàn ní ọ̀pọ̀lọpọ̀

Ìgbà wo ni o kẹ́yìn tí o lọ sí ilé oúnjẹ? Ìgbà tí mo kẹ́yìn tí mo lọ sí ilé oúnjẹ ni ìjẹta. Nígbà tí mi ò rí nǹkan kan tí mo fẹ́ jẹ ni mo gba ilé oúnjẹ lọ tí ó jìnnà sí ibi iṣẹ́ mi tí mo lọ jẹun. Mo ti e jẹ rice àti ẹwà níbẹ̀. Nítòótọ́ oúnjẹ ríra jẹ́ kí n ṣe òun mo fẹ́ràn jù nítorí mo máa ń gbé oúnjẹ wá láti ilè ni. Ṣùgbọ́n oúnjẹ tí mo gbé wá mo ti gbé fún àwọn ènìyàn láti jẹ.

Tí o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Hmm. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí. Ìgbà mí mo máa ń ṣiṣẹ́ di ílẹ̀ ṣú ní àti àárọ̀. Mo máa ń ṣiṣẹ́ fún àìmọye wákàtí. Ṣùgbọ́n bí mo bá ti ṣiṣẹ́ síbẹ̀ ni màá ṣe gba owó sí. Ìṣe ṣíṣe mi ó jẹ́ ohun tó faramọ́ ìgbà tí mo lò. Iye wákàtí tí mo bá lò ni ó ṣọ iye owó tí màá gba ní ìkẹyìn.

Báwo ni o ṣe máa ń tọ́jú eekanna rẹ? Mo máa ń tọ́jú eekanna mi ní ọ̀nà fífọ̀ àti ní gíge. Mo fẹ́ràn láti máa fọ eekanna mi ní ilé-ìfọ̀ ẹkánnà ní gbogbo ìbẹ̀rẹ̀ oṣù. Màá gbé ara mi lọ síbẹ̀ fún ìtọ́jú àti fún eekanna fífọ̀. Wọ́n máa bá mi fọ eekanna mi, wọ́n sì máa bá mi gé wọ́n sì máa fún mi ní nǹkan tí mo fi máa ń pá kó lè ba àdún wọ̀ lójú.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró de ǹkan? Nígbà tí mo bá ń dúró de ǹkan, mo máa ń gbìyànjú àti ṣe ìmúra sílẹ̀. Màá ti gbìyànjú ní áti ṣètò gbogbo nǹkan tí mo mọ̀ pé màá nílò nígbà tí nǹkan náà bá di lẹ́ tan. Màá ti gbìyànjú àti ṣe gbogbo ẹ̀. Màá sì gbìyànjú láti sọ fún àwọn tọ́ yẹn kí wọ́n mọ̀ pé ǹkan náà ń bọ̀ wá. Màá fí ìgbà náà sọ fún wọn.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù ni ẹgbẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Bẹ́ẹ̀ni, bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá jẹ́ eré bọ́ọ̀lù tí mo fẹ́ràn jùlọ. Ó ni mo sì máa ń wò jù nígbà tí mo bá ti ibiṣẹ́ dé lórí àwòrán àti lórí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé o ní àgbàlá òjò? Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá tó pọ̀ gan. Àgbàlá mi jẹ́ àgbàlá tó tóbi, tó dẹ̀ fẹ̀ gan. Ibẹ̀ ni mo ti máa ń gbé omi, mo sì ti máa ń gbé nǹkan sínú àgbàlá mi. Mo ní àgbàlá láti máa fi gbé nǹkan gbíngbín. Mo sì tún sin ẹja nínú àgbàlá tó jọ̀ bá rọ̀ àbí taba wà nínú òjò.

Kí ni ó máa ń jẹ ní òwúrọ̀? Eyín tí mò ń sábà máa ń jẹ ní òwúrọ̀, òun ni àmàlà àti ewédú. Òkèlè jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn jù kí máa jẹ ní òwúrọ̀, nítorí ó máa ń jẹ́ kí ègùn mi le ó sì máa ń mú ara mí yá. Kìí dẹ jẹ́ kó tètè rẹ́ mi níbi iṣẹ́ tí mo bá ti jẹ òkèlè kúrò nílé, ebí ofí ni tètè pa mí.

Tí ó máa ń wo àwọn ètò tẹlifísàn. Bẹ́ẹ̀ni, mo máa ń wo ètò tẹlifísàn nígbà tí mo ba wà nílé, tí mo sì ní àsìkò tó pọ̀ láti fi ṣeré. Mo máa ń wo ètò tẹlifísàn gan an. Páápàá jùlọ ètò eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórí tẹlifísàn, mo máa ń wò ó dáadáa.

Irú ìbọsẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Mo fẹ́ràn láti máa wọ aṣọ ìbọsẹ̀ nígbà tí òtútù bá mú àbí tá bá wà nínú ọyẹ́ ni màá wọ aṣọ ìbọsẹ̀. Mo dẹ̀ máa n wọ aṣọ ìbọsẹ̀ oní àwọ̀ funfun, òun ni mo máa ń wọ̀ jùlọ. Mo sì máa ń wọ̀ lọ síbi iṣẹ́ nígbà tí mo bá fẹ́ wọ bàtà tí olóyúnbọ̀ ń pè ní shoe.

Wákàtí mélòó ni ọ̀ má ń sisẹ́ lójoójúmọ́? Mo ma ń lò tó wákàtí mẹ́rin sí márùn ún lójoójúmọ́ ní ibi iṣẹ́ tí mo fi má a ń sisẹ́. Ó rọ̀mọ́ bí iṣẹ́ bá ṣe pọ̀ n lẹ́tòó bẹ́ẹ̀ ni màá ṣe ṣiṣẹ́ sí. Tí a kò bá níṣẹ́ n lẹ́, tíṣẹ́ ta ní ọ̀ bá pọ̀, màá lo boya bi wákàtí kan sí wákàtí méjì láti ṣiṣẹ́. Ṣùgbọ́n tí iṣẹ́ bá pọ̀ gan, màá lo wákàtí mẹ́rin sí márùn ún láti fi ṣiṣẹ́.

Ti o máa ń, Se ó máa ń rọrùn nígbà tí o bá sùn. Bẹ́ẹ̀ ni ó máa ń rọrùn nígbà tí mo bá fẹ́ sùn. Nítorí màá ti tẹ́ ibùsùn mi dáradára. Màá dẹ̀ lo ìrọ̀rí láti fi sùn láti jẹ́ kí òun rọrùn fún mi ní àti sùn. Màá dẹ̀ mọ̀ wípé afẹ́fẹ́ fẹ́ wọnú lé mi dáradára. Bóyá màá ṣí window sílẹ̀ ní àbí máa ṣí ilekun sílẹ̀ tí mo bá fẹ́ sùn láti jẹ́ kí atẹ́gùn ráyé wọlé.

Ṣé o ní orúkọ ìna igi jẹ? Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìna igi jẹ. Orúkọ náà ni Àjàdí. Orúkọ ẹni àwọn òbí mi sábà máa ń pè mí jù. Àwọn náà sì sọ mí bẹ́. Orúkọ yẹn jẹ́ orúkọ tó wù mí tí mo sì ní ìfẹ́ síi torí orúkọ gidi ni. Ó sì jẹ́ orúkọ tó ṣe pàtàkì jù lọ ní ìdílé àti àṣà wa.

Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọ̀dọọdún? Ni àárín ọdún, mo màá ń lọ fún ìsinmi ní ọgbọ̀n ọjọ́. Ọgbọ̀n ọjọ́ ni mo fi máa ń sinmi ní ọdún kan. Tí mo bá ti gba ìsinmi, máa lọ máa sinmi ní ilé àbí kí n lọ wo àwọn ọ̀rẹ́ mi ní òkè òkun, kí n lọ sinmi níbẹ̀. Àmọ́ mo fẹ́ràn jùlọ láti máa sinmi ní ilé.

Tí o máa n kọ ìròyìn ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ ni mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Ìròyìn kíkọ ṣì jẹ́ ohun tó ṣe pàtàkì, tó ṣe gbòógì ní ibi iṣẹ́ wa. A ní láti kọ ìròyìn kí a si tó lọlé ní gbogbo ọjọ́. A máa ń kọ ìròyìn ní ìgbẹ̀yìn iṣẹ́ nígbà tí a bá parí iṣẹ́ tán ní ojoojúmọ́. Ẹ̀mi mo sì máa ń kọ ìròyìn náà láti fi ṣàlàyé gbogbo ohun tí a ṣe ní ibi iṣẹ́, hin taata àti ohun tó ṣẹlẹ̀.

Ṣé o máà ń ka ìwé? Bẹ́ẹ̀ni mo máa ń ka ìwé. Ìwé kíkà jẹ́ ǹkan tí mo fẹ́ràn tí mo sì nífẹ̀ẹ́ sí láti má a ṣe. Mo máa ń ka ìwé ní ọ̀pọ̀ ọgbà láti fi wá ìmọ̀, láti gba ìmọ̀ kún ìmọ̀ àti láti fi ìmọ̀ tó ń ṣẹlẹ̀ ní àyíká kiri. Ó sì dára fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti má a ka ìwé. Nítorí ìwé kíkà o máa ń fún'yàn ní ìmọ̀, ó sì máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣiṣẹ́ déédéé.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Mo máa ń mú àwọn èrò tuntun wá ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà bíi kí n fojú sun ohun tí a nílò ní ibi iṣẹ́ wa àbí kí n fi ojú sun nǹkan tí a ní tí a fẹ́ lò fún àṣeyọrí ilé iṣẹ́. Nǹkan wọ̀nyí máa ń fún mi ní oore ọ̀fẹ́ ní àti mú èrò tuntun wá ní ọ̀nà tí ó ṣe kí ilé iṣẹ́ wa tẹ̀síwájú.

Tí o ti fún–fun ní ẹ̀jẹ̀ rí, mi ì gba ẹ̀jẹ̀ rí torí mi kì í sábà ṣe àìsàn. Mo jẹ́ ènìyàn kan tó dá pẹ́, ara mi pẹ́ péré péré. Kódà, omi nínú ilé ìwòsàn mi tì gba rí. Mo jí ẹ̀ǹkan tó dá pé péré péré, mi tí ì gba ẹ̀jẹ̀ rí torí mi kì í sábà ṣe àìsàn. Ara mi máa ń le kókó ní gbogbo ìgbà ni. Tọrọ́ ọmọ líle ni mí.

Tí o fẹ́ran àwọn ìpàdé lórí fóònù, ìbéèrè gidi ni èyí. Bẹ́ẹ̀ni, mo fẹ́rin ìpàdé ní orí fóònù. Ìpàdé orí fóònù jẹ́ ìpàdé tí mo fẹ́ràn jùlọ nítorí mo lè wà nílé kí sì máa ṣe ìpàdé pẹ̀lú àwọn ẹlòmíràn. Ó jẹ́ ìpàdé tó máa ń fún mi ní ààyè láti ṣe nǹkan mìírin yàtọ̀ sí ìpàdé. Nígbà tí ìpàdé ń lọ lọ́wọ́, mo ní àǹfààní láti máa kọ ǹkan sílẹ̀ àbí láti máa fojú mi ṣi ǹkan mi tó yàtọ̀ sí ìpàdé tí mò ń ṣe lọ́wọ́.

Tí o máa ń rántí àlá à rẹ, bẹ́ẹ̀ ni mo máa ń rántí àlá mi dáradára, nítorí mo jẹ́ ẹ̀ẹ̀yan kan tí kò kì n fi gbogbo ara sùn. Kò sí ìgbà tí màá lá là tí mi ní rántí. Mo máa ń rántí dáradára, mo sì mọ ìtumọ̀ àlá kọ̀ọ̀kan tí mo bá lá, nítorí mo jẹ́ ènìyàn kan tó mọ ohun ìjìnlẹ̀. Mo sì tún ní àwọn òbí tó jẹ́ wọ́n máa ń bá mi túnlà, won máa ń bá mi túmọ̀ àlá fún mi nígbà tí mo bá lá mi tí mi mọ ìtumọ̀ rẹ. Wọ́n máa ń rán mi lọ́wọ́ láti tú fún mi.

Oúnjẹ wo ni ó mọ̀ bí a ti ń sè dáadáa? Oúnjẹ tí mo mọ̀ bí a ti ń sè dáadáa ni òkèlè, bíi ẹ̀bà. Òkèlè jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn jù lọ, ṣùgbọ́n ẹ̀bà ni mo mọ bá ti ń sè tó rẹ̀ jù. Tí a bá fẹ́ sè ẹ̀bà, a máa kọ́kọ́ bu omi sínú ìkòkò, ti a fẹ́ fi dáná. A máa gbe sórí iná, a máa ṣáná síná. Tó bá ti gbóná dáadáa, tó bá ti hó, a máa mú gàárì àbí lẹ́bù, á dàa sínú ẹ. A máa fi orógún rò papọ, a máa rò dáradára. Tó bá wá ti lé m'ára wọn, a máa sọkalẹ. A máa wa ma bu, a sì máa jẹ pẹ̀lú ọbẹ. Bóyá ewédú àbí ẹ̀fọ́, ṣùgbọ́n mo fẹran kín máa fi ewédú jẹ ẹ́ jù.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ yìí dáadáa. Mo ti ṣe fún àwọn mọ̀lẹ́bí mi, mo ti ṣe fún àwọn ará àdúgbò mi, mo sì ti ṣe fún ará ata. Tí mo bá rí pé èèyàn nílò ìrànlọ́wọ́ mi pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe tí kò sì lówó lọ́wọ́, màá bá a ṣe ní ọ̀fẹ́ tí mo sì ní gbówó kankan lọ́wọ́ rẹ̀. Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí láìmọye ìgbà, mo ṣẹ́ dáadáa. Ó sì jẹ́ ọ̀nà tí mo fi máa ń ran àwọn èèyàn lọ́wọ́ ní àdúgbò mi àti ní ibi iṣẹ́ mi.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí písà? Ohun tí mo fẹ́ràn lórí písà ni ohun tí máa ń wà nínú rẹ̀. Kíni tí máa ń wà nínú rẹ̀ yẹn máa ń jẹ́ kó dùn dáadáa. O jẹ́ kí n fẹ́ràn rẹ̀ jù torí ó máa ń dùn ún jẹ, ó sì máa ń jẹ́ kó dùn. Ó máa ń jẹ́ kó dùn, ó sì máa ń fún èèyàn ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú ara tó wúlò fára.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi máa ń lọ dédé, ṣùgbọ́n ó máa ń yàtọ̀ nígbà tí mo bá níṣẹ́ kankan láti ṣe. Ìgbà yẹn gangan ni mo máa ń ráyè láti dára mi lára yá. Mo máa ń dára mi lára yá bọ́ya ki máa wo bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lórí fóònù àbí kí n jáde lọ síta pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, àbí ká jáde lọ ká lọ jẹun níta.

Ìgbà mélòó ni o máa ń lo fọ̀nù, fóònù rẹ lójoojúmọ́? Mo máa ń lo fóònù mi lójoojúmọ́ láìmọye ìgbà, nítorí ó jẹ́ ọ̀kan lára àwọn èlò ibi iṣẹ́ wa. Fóònù jẹ́ n ta máa ń fiń pe rawa, táa sì máa ń fiń gbá méséjì láti ọ̀dọ̀ àwọn customer wa. Won máa ń pe wa sórí fóònù, a sì tún máa ń fi wo ago àti ọ̀pọ̀lọpọ̀ ǹkan. A tún máa ń fi, a tún máa ń fi fóònù wo ọjọ́

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Mo má ń sùn gẹ́gẹ́ ní gẹ́gẹ́ bí aago mẹ́wàá alẹ́. Aago mẹ́wàá alẹ́ ni mo fẹ́ràn láti má a sùn jù. Nítorí kó tó dìgbà náà, mà ti parí gbogbo nǹkan tí mo fẹ́ ṣe. Má kàn wọlé lọ sùn ni. Mi ò ní nǹkan kan tí mà tún ṣe mọ́ tó bá ti di dédé aago mẹ́wàá. Aago mẹ́wàá ni mo má ń sùn.

Se o ni nomba orilẹ bẹ ní mo ní nọ́mbà orí ilẹ̀. Nọ́mbà orí ilẹ̀ jẹ́ nọ́mbà tó ṣe pàtàkì jùlọ nígbà tí èèyàn bá ṣẹsẹ ra ile tuntun. Èèyàn ń gbọ́dọ̀ se ìwọn ilẹ̀ ní ọ̀nà totọ kí eyan sì gba nọ́mbà orí ilẹ̀ náà kí o mo ba à ṣì jà kankan ní ọjọ́ ọ̀la nípa ilẹ̀ tí èèyàn rà. Fún ìdí wọ̀nyí, ó ṣe pàtàkì jùlọ kí gbogbo ènìyàn kó ní nọ́mbà orí ilẹ̀ nígbà kí gba tan ba ra ilẹ̀ tuntun.

Kí ni ìgbádùn rẹ̀? Ìgbádùn mi ni kí n wà ní ilera pípé kí n sì lówó lọ́wọ́. Tí mo bá ti lówó lọ́wọ́ tí mo sì wà ní ilera pípé, mo máa ń sábà gbádùn, inú mi sì máa ń dùn pẹ̀lú. Nítorí ó dára púpọ̀ kí èèyàn wà ní ilera pípé. Ilera pípé jẹ́ ǹkan tó dára jùlọ tó yẹ kí èèyàn ní àǹfààní sí.

Nígbà wo ni o kẹ́yìn tí o gun ọkọ̀ akẹ́rù? Ìgbà tí mo rántí pé mo gun ọkọ̀ akẹ́rù ni ìgbà tí mo wà ní ọmọdé, tí mo lọ sí oko. Ìgbà tá a ń bọ̀ wálé kò sí ọkọ̀, gbogbo ẹ wọ́n gógó. Ọkọ̀ kan, ọkọ̀ ẹyọkan tí a wá rí nígbà yẹn jẹ́ ọkọ̀ tó jẹ́ ọkọ̀ akẹ́rù. Ni mo fi gun ọkọ̀ náà nígbà yẹn lọ́un. Ṣùgbọ́n láti ìgbà yẹn, mi ò tíì gùn ọkọ̀ akẹ́rù kankan.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù lọ? Oúnjẹ tí mo fẹ́ràn jù lọ ni òkèlè, pàápàá jù ẹ̀bà àti ilá. O jẹ oúnjẹ tí mo nífẹ̀ẹ́ sí púpọ̀ púpọ̀ tí mo sì máa ń fẹ́ jẹ ní gbogbo ìgbà. Oúnjẹ ọ̀nà jẹ oúnjẹ tí kò kí sú mi, mo lè jẹ́ lẹ́ẹ̀mẹta lójúmọ́. Ìgbà mí ì gan, mo tún lè jẹ́ lẹ́ẹ̀mẹrin. Nígbà tí n bá ri n tí n jẹ, mo fẹ́ràn oúnjẹ náà gan.

Nígbà wo ni o kẹ́yìn ti ọ̀fọ̀? Ìgbà tí o kẹ́yìn tí mo fọ aṣọ ni ọ̀sẹ̀ tó lọ, ní ọjọ́ ìsinmi. Nítorí ọjọ́ ìsinmi ni mo máa ń fi fọ aṣọ nílé. Nítorí ọjọ́ náà gan an ni mo máa ń ráyè ní àti gbélé, tí mo sì máa ń fi ṣe iṣẹ́ ilé bíi aṣọ fífọ̀, ọkọ̀ fífọ̀, abọ́ fífọ̀. Ìgbà náà ni mo fi máa ń ṣiṣẹ́. Ọjọ́ ìsinmi, ọjọ́ ìṣiṣẹ́ ilé ni fún mi.

Báwo ni o ṣe máa ń yanju àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Ìgbà kí ìgbà tí mo bá ní ìṣòro pẹ̀lú ẹ̀rọ ayárabíàṣá mi, màá gbé lọ sí ọ̀dọ àwọn tánmọ̀ ọwọ́ rẹ̀ jù mí lọ kí wọ́n bá mi yanjú rẹ̀. Máa sì fún wọn ní owó iṣẹ́ wọn nígbà tọ́n bá yanjú rẹ̀ tán. Ṣùgbọ́n ẹ̀rọ ayárabíàṣá mi kì í sábà ní ìṣòro. Bóyá láàrín ọdún kan o le ní ìṣòro bóyá bí i ẹẹ̀ẹ̀méjì.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá sùn? Bẹ́ẹ̀ ni, mo máa ń lo aṣọ ìbora fi bo ara mi nígbà tí mo bá sùn ní alẹ́ láti dáàbò bo ara mi ní ọwọ́ ẹ̀fọn àti láti má sì ara mi sílẹ̀ nítorí tí mo bá fẹ́ sùn ihòho ni mo máa ń wà. Mo máa ń da aṣọ bo ara mi láti dáàbò bo ara mi ní ọwọ́ ẹ̀fọn àti ǹkan tí wọn bá fẹ́ jẹ mí.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Máa ń jí ní òwúrọ̀ gẹ́gẹ́ ní gẹ́gẹ́ bí aago márùn-ún afẹ́jùmọ́. Ó ti mọ̀ mi lára kí máa jí ní àkókò náà. Ìgbà náà gangan ni mo sábà máa ń jí ju. Àyàfi ní ọjọ́, ọjọ́ ìsinmi àbi ọ́jọ́ tí mi o ni lọ sí ibi iṣẹ́ ni mo máa ń sùn dí boya bi aago mẹ́jọ àárọ̀ kí n tó jí.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì? Mo máa ń lo ọwọ́ ọ̀tún, mo jẹ́ èyàn tó ń lo ọwọ́ ọ̀tún, mo sì fẹ́ràn lílo ọwọ́ ọ̀tún púpọ̀, púpọ̀ jùlọ. Ọwọ́ ọ̀tún jẹ́ ọwọ́ tó dára jùlọ. Ohun sì ni mo máa ń lò jù ní gbogbo ìgbà. Boya mo fẹ́ jẹun ni àbí mo fẹ́ kọ̀wé, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Ọwọ́ ọ̀tún jẹ́ ọwọ́ tí mo máa ń lò jù.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi ni ẹ̀rọ ayárabíàṣá àti wifi. Nítorí àwọn ǹkan wọ̀nyí ni a máa ń lò tí a fi máa ń bá àwọn oníbàárà wa sọ̀rọ̀. Pad ni máa fi ń gba iṣẹ́, pad ní máa fi ń funyàn ní iṣẹ́. A sì tún máa ń lo fóònù láti fi pe ara wa.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Áàpù tí mo máa ń lò jù ni WhatsApp, torí bẹ́ẹ̀ ni mo ti máa ń bá àwọn customer àti àwọn èèyàn mi sọ̀rọ̀. Mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ lójoojúmọ́, tó túmọ̀ sí pé ojoojúmọ́ ni a máa ń lo WhatsApp. Ó jẹ́ áàpù tí mo máa ń lò jù, tó dẹ̀ jẹ́ ààpù tó ní wúlò fún mi jù. Íbẹ̀ sì ni mo ti máa ń pa owó jù lọ.

Data tó máa ń lò ní ọ̀sọ̀ọ̀sẹ̀ pọ̀ tó. Data tí mo máa ń lò ní ọ̀sọ̀ọ̀sẹ̀ jẹ́ mẹ́wàá GB. Tá won oloyinbo ń pè ní 10GB. Mo sì máa ń ra ni ẹgbẹ̀rún márùn-ún ni mo máa ń lò ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Ìgbà mí sì le yi ìbí isẹ́ wa le fún wa ní WiFi tí mi ni fowó mi ra data. Tẹ́ je pe, awọ́n na máa ra data fún wa.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Mo máa ń gbìyànjú àti ṣètò ọkàn mi nígbà tí mo bá ń ro nǹkan gidi. Mo máa ń gbìyànjú àti máa ronú gidi lá lati nígbàgbọ̀ yí pé gbogbo nǹkan sì máa padà jásí dáadáa nítorí gbogbo n tolọ́hùn da daradara ni. Nítorí náà mo máa ń gbìyànjú láti yọ ọkàn mi padà láti lápò ṣe dáadáa.

Ṣé o fẹ́ràn rìn òkè? Mí kì ń sábà rìn òkè nítorí kò sí tí mo lè lọ ṣe níbẹ̀. Sugọ̀n tí mo bá wà níbí iṣẹ́, maṣíìnì ló máa ń gbé wa gùn òkè àki fẹsẹ̀ rìn fún ara wa. Nítorí ilé iṣẹ́ mi jẹ́ ibi kan tó ga púpọ̀ púpọ̀. Ilé iṣẹ́ mi jẹ́ alájà mẹ́wa ilé nii, maasin tí àwọn olóyìnbó ńpè ní lift ló má ń gbé wa lọ sí òkè.

Ṣé o jẹ ènìyàn tí ó máa ń ṣe ètò nǹkan? Bẹ́ẹ̀ni, mo jẹ ènìyàn kan tó laiki ètò púpọ̀púpọ̀. Mo máa ń fẹ́ kí gbogbo nkan mi kó máa lọ létòlètó. Nítorí ìdí náà, kín tó kúrò nile làárọ̀, màá ti ṣe ètò bín ṣe ṣiṣẹ́ mi fún ọjọ́, bín ṣe ìrìnàjò mi fún ọjọ́, màá ti ṣètò gbogbo ẹ̀ kale kín tó kúrò ní ilé ní àfẹ́jùmọ́

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ ọjọ́ iwájú? Ero mi fun iṣẹ ọjọ iwájú ni wipe kó tó dìgbà náà, màá ti di olówó ìlú màkà, tí màá sì ṣe dá ilé iṣẹ́ tèmi gangan kalẹ̀. Mo sì ti fẹ́ ní ìyàwó tí màá ti gbé níyàwó. Màá sì ti ní ọmọ méjì, obìnrin kan àti ọkùnrin kan. Kí n sì di olówó gan an. Torí owùmí kí n ní owó lọ́wọ́ kí má fi ṣàánú àwọn aláìní.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Mo máa ń rántí àwọn àdéhùn mi nítorí wipé mo máa ń kọ wọ́n sílẹ̀ nígbàkíigbà tí n bá ti ṣe àdéhùn. Ó ní ibi kan tí mo máa ń kọ wọ́n sí, tí mo sì máa ń wò lójoojúmọ́. Nítorí náà tí n bá ṣe àdéhùn fún èèyàn, màá lọ kó sílẹ̀, màá sì gbìyànjú pé mo mu adéhùn náà ṣe.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Mo máa ń ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe gan ni torí wọ́n jẹ́ iṣẹ́ tó ṣe pàtàkì sí mi jù lọ. Mo máa ń ṣètò wọn, mo sì máa ń pa àlẹ̀ mọ́ fún wọn. Mo máa ń kọ wọ́n sílẹ̀, màá kọ igbà tí ó jẹ, màá kọ ibi tí màá ti ṣe, màá kọ àwọn tí màá bá ṣe. Màá sì gbìyànjú àti kọ gbogbo nǹkan tí màá ṣe níbẹ̀ sílẹ̀, nítorí bẹ́ẹ̀ jẹ́ ibi tó táwọn èèyàn pàtàkì máa wà, tó sì ṣe pàtàkì fún mi láti ṣe gbékelẹ̀ ara mi gan, kí n tíì ṣe, imura sílẹ̀ gan.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Mo máa ń kojú ìdènà ọkọ̀ ni pípa òfin pópó náà mọ̀ àti òfin ọlọ́pàá pópó náà. Mo máa ń tẹ̀lé gbogbo òfin tí wọ́n bá là kalẹ̀ fún mi, má sì gbìyànjú láti tẹ̀lé wọn. Má sì gbìyànjú láti sáré níwọ̀nba àti láti má la ọkọ̀ níbi tí ò yẹ.

Kí ni ó máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ohun ti mo máa ń ṣe ní òwúrọ̀ ni wípé máa jí ní aago márùn-ún òwúrọ̀, màá ṣe gbàdúrà sí Ẹlẹ́dàá mi tó dá mi. Nigbati mo bá gbàdúrà tán, màá tún bẹ́ẹ̀dì mi ṣe, màá tún ibùsùn mi, màá tún bẹẹ ṣi, màá gbá gbogbo ilẹ̀. Látibẹ̀, màá jáde kúrò nínú ilé mi, màá lọ wẹ̀ nínú ilé ìwẹ̀. Tí n bá ti wẹ̀ tán, màá wá múra ibi iṣẹ́. Kí n tó máa lọ, màá jẹun, màá sì gbe oúnjẹ ọsán dánì, màá sì lọ gun mótò mi, màá sì lọ sí ibi iṣẹ́. Màá dé ibi iṣẹ́ ní boya bí i aago méje àbí aago méje àbọ̀

Nígbà wo ni o kẹ́yìn ní àlábò burúkú? Ìgbà tí o kẹ́yìn tí mo lála bu burúkú ni nìgbà tí mo wà ní èwe. Ìgbà náà mo rántí pé mo lálá tó burú jù. Ṣùgbọ́n láti síyin, olúwa ti dáàbò bo ojú àlá mi kò sálá búburú mọ́. Ańgẹ́lì Olúwa tì yimi káàkiri. O ń dáàbò bo ẹ̀yin ní gbogbo oju òòrùn àti ojú àlá mi.

Nígbà wo ni ọjà tuntun yóò jade Ọja tuntun yóò jáde ní wòyí ọdún tó ń bọ̀. Ní oṣù kejì ọdún tó ń bọ̀ ni ọjà tuntun máa jáde ní ilé iṣẹ́ mi. Nítorí a ti ń ṣètò rẹ̀ lọ́wọ́lọ́wọ́, a sì ti fẹ́ parí ètò náà, a sì ti mọ́ ọjọ́ sílẹ̀ èmi pẹ̀lú ọ̀gá mi ti ṣe ìpàdé àti ṣe ìgbà tó máa jáde. Ó máa jáde ní ọdún tó ń bọ̀, ní oṣù kejì.

Ṣé o mọ̀ bí a ti ń gun kẹkẹ? Bẹ́ẹ̀ni, mo mọ bá ń ṣe gùn kẹkẹ Mo máa ń gun kẹkẹ dáradára. Láti ìgbà tí mo wà ní kékeré ni mo ti máa ń gùn kẹkẹ. Ẹ̀gbọ́n mi ló kọ́ mi ní bí a ti ń fi ẹsẹ gùn kẹkẹ dí isìnyi. Mo sì mọ bá ṣe ń gùn. Kódà gan mo ní ìkàn nì ilé tí mo máa ń gún nígbà tí mo bá, tí mo bá wà nílé ti ń ṣe nkan kan tí máa gùn káàkiri nínú àgbàlá mi nílé.

Nígbà wo ni ọ lọ sí ọjà Kẹ́yìn? Ìgbà tí mo lọ sí ọjà Kẹ́hìn ni oṣù tó lọ. Nígbà tí mo gba owó oṣù mi, mo lọ sọ́jà, mo lọ ra nǹkan tẹnu oúnjẹ, mo ra sílé. Mo sì ra àwọn aṣọ kankan tó wù mí. Mo sì tun ra bàtà kànkan náà tí mo rí ti o won púpọ̀. Mo sì ra ago ọwọ́ kan àti fìlà kan; fìlà aládesọ́rí.

Ṣé o máa ń sáré? Mo máa ń sáré lẹ́ẹ̀kọ̀kan. Ìgbà tí mo fi wà ní ilé ìwé gíga, mo máa ń sáré nígbayen. Mo máa ń sáré fún ilé ìwé mi ní international tí mo ń sáré. Mo like eré sisa púpọ̀, mo si jẹ́ ení kan tó mọ eré ìṣá tó máa ń gbé ipò kénì nínú gbogbo ere tí mo ń bá sá. Mo láìkì eré gánì, ó jẹ́ ká ń tún o máa múnú mi dùn tí mo sì láìkì láti máa ṣe.

Ṣé o mọ̀ bí à tí ń fọ́n? Bẹ́ẹ̀ni mo mọ̀ bí à tí ń fọ́n. Ẹgbon mi ló kọ́ mi nígbà tí mo wà ní kékeré bí à tí ń fọ́n. Ó sì jẹ́ ǹkan tí mo nífẹẹ sí láti má a ṣe. Àti kékeré ló ti mọ́ mi lára tó sì dé ìgbà tí mo dé àgbà mo si ti máa n fọn di ìsínyìí. O jẹ́ ǹkan tó ti mọ̀ mi lára gan an, tó jẹ́ pé a ti filẹ̀ gan an. Èyí kò mọ̀ le filẹ̀ mọ́ tó mọ̀ mi lára púpọ̀ púpọ̀.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ìgbà ọmọdé tí mo rántí ni ìgbà tí mo fi wà ní kékeré, tí mi ń kìn jẹ òkèlè. Tọ́ jẹ́ wípé oúnjẹ olóyìnbó nìkan ni mo máa n jẹ, oúnjẹ àfisíbí jẹ. Tí mo bá rántí nísìnyí ó jẹ́ nǹkan tó má n pa mi lẹ́ẹ̀rín. Torí mo máa ń rò wi pé bá wò lo se, ṣe é ṣe kí eyan wà kọ́ ma jẹ òkèlè. Ó jẹ́ nǹkan tó má n pa mi lẹ́ẹ̀rín gan.

Ṣé o ní ọgbà? Mo ní ọgbà. Bẹ́ẹ̀ni, mo ní ọgbà nílé. Mo ní ọgbà tí mo ti máa ń sin àwọn ẹran. Mo ń fi ẹgbẹ́ kan sin ẹran, mo sì ń fi ẹgbẹ́ kan gbin ǹkan ọ̀gbìn. Bóyá bi ewédú, ẹ̀wà, àgbàdo. Mo sì máa ń sin ọ̀pọ̀lọpọ̀ ẹran gan, torí mo nífẹ̀ẹ́ sí ẹran sísín. Mo sì tún máa ń sin àgùtàn náà pẹ̀lú àti àwọn ǹkan mi.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Lẹ́tà sì jẹ́ ìwé pélébé kan tí èèyàn máa ń kọ nǹkan tí èèyàn bá fẹ́ fi ránṣẹ́ sí èèyàn sí. Èèyàn ó kọ ọ́, èèyàn ó sì fi ránṣẹ́ fún ẹni tí èèyàn bá fẹ́ fi ránṣẹ́ sí. Mo máa ń kọ ọ́ ní ọ̀pọ̀ ìgbà láìmọye. Ǹ ó sì mọ bá àwọn èèyàn kọ ọ́ dáradára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń gbé lẹ́tà kíkọ wá bá mi tí mo bá wá wà nílé pé kí n bá àwọn kọ́ bóyá wọ́n fẹ́ fi ránṣẹ́ sí ọmọ wọn àbí sí àwọn èèyàn wọn tí ń bẹ ní ìlú òdìkejì àbí tí wọn kì í sábà ríra déédé.

Báwo ni o ṣe máà ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Eeyàn máà ń kojú ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ní ibi iṣẹ́ gan an nítorí kò sí béèyàn ṣe wà tèèyàn ò ní nọjọ́ irè àtọjọ́ búburú. Ṣùgbọ́n ń máa ń wà lọ́kàn mi wípé kò sí bóse fẹ́ lè tó máa borí lọ́jọ́ kan náà ni. Ọ̀pọ̀lọpọ̀ ìṣòro niyan máà ń kojú ní ibi iṣẹ́, bí i ìṣòro àwọn oníbàárà àbí ìṣòro àwọn ará ibi iṣẹ́. So, mo máa ń, mo máa ń ní ní ọkàn mi wípé kò sí bọ́n ṣe fẹ́, fẹ́ gbé ojú sọ kómi tó, máa sá borí náà ni mo níyẹn lọ́kàn mi dáadáa. O sí jẹ́ ǹkan tó máa ń fi ọkàn mi i balẹ̀. Àyà mi máa ń balẹ̀ gan, mi i kì ń bẹ̀rù fún ǹkankan láti ṣe nítorí mo mọ̀ wípé Olúwa ń bẹ pẹ̀lú mi, mo sì lè ṣe ohunkóhun.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Mo máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́ nígbà tí mí ń bàá níṣẹ́ kankan lọ́wọ́. Pàápàá nígbà tí mí ń bàá ní oníbàárà tí ń bàá, tí ń dá lóhùn àbí tí ń bàá sọ̀rọ̀ ni mo máa ráyè dáhùn fóònù. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, mi kì í dáhùn fóònù tí mo bàá ṣiṣẹ́ lọ́wọ́. Nítorí òfin àti ìlànà ibi iṣẹ́ ọ̀ kò fi ààyè gba kí èèyàn máa dá èèyàn lóhùn tí èèyàn bá ti wà ní ibi iṣẹ́. Látòrí fóònù, nítorí rẹ̀ tí mo bá ti wà ní ibi iṣẹ́, màá fi fóònù mi pamọ́ àbí kí n fi sínú báàgì. Ṣùgbọ́n tí mo bá ti parí iṣẹ́ tán màá ṣẹ̀ṣẹ̀ mú jáde, lẹ́sẹ̀ màá máa dá èèyàn lóhùn lórí fóònù.

Tí o fẹ́ràn kíkọ orin. Bẹ́ẹ̀ni, mo máa ń kọ orin lẹ́ẹ̀kọ̀kan ṣùgbọ́n kì í ṣe gbogbo igba. Nígbà tí mo bá ti parí iṣẹ́ tán, mo máa ń ráyè sí ikọ orin. Mo láìkì orin gan, mo sì láìkì orin ìbílẹ̀ pẹ̀lú àgàgà orin Kristì, orin ilé ìjọsìn ni mo máa ń kọ jù. Torí mo jẹ́ ọ̀kan ní ara àwọn akọrin ní ilé ìjọsìn àti máa ń kọ orin lọ́pọ̀lọpọ̀. Kódà tún ní ìwé orin ta a máa ń tẹ̀lé, tí a máa ń kọ ní ọjọ́ ìsinmi. Nítorí nǹkan wọ̀nyí, orin jẹ́ nǹkan tí mo ní ìfẹ́ sí, tí mo sì máa ń kọ dáadáa, láìmọye ìgbà, láì ronú sí, kì í sì ni mí lára láti kọ orin rárá.

Ṣé o mọ̀ bí a ati ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ ni, mo mọ̀ bí a ti ń tún ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe. Pàápàá jùlọ, tó bá jẹ́ inú ká tún àwùjọ ṣe, mo máa ń pa nyún dáadáa. Mo máa ń ṣe ìtọ́jú ilé àti ìtọ́jú àdúgbò ní gbogbo ọjọ́ ìṣinmi. Mo ní àwọn òṣìṣẹ́ tí màá pé tí màá fún wọn lówó kọ́ n máa wá tún gbogbo àdúgbò ṣe. Tó bá jẹ́ nǹkan gbóògì tó sì jẹ́ nǹkan pàtàkì kí èèyàn máa tún àdúgbò ṣe. Ni ọ̀pọ̀ ìgbà, ni mo máa ń pe àwọn dókítà kọ́ n wá bá mi wò yẹ àwọn ará àdúgbò mi wò, ko ba, ko n ṣe ìwòsàn ofẹ́ fún gbogbo wọn láì ní gba owó kankan lọ́wọ́ wọn. Ntorí mo mo máa ń fẹ́ kí gbogbo àwọn èèyàn kó wà ní pípe ra ati àti pé ó dára kí èèyàn máa ràn àwọn èèyàn lọ́wọ́ be o, bi eeyàn bá ṣe ní agbára. Bí mo ṣe ní agbára tèmi sí, bẹ́ẹ̀ ni mo sì ń ràn wọ́n lọ́wọ́ npa títún àdúgbò ṣe àti gbogbo nǹkan tí ń bẹ yen nú àdúgbò. Bo se iná nìyẹn tí iná bá bàjẹ́, èmi ni mo jẹ́ eǹikan tó máa ń pe àwọn oní ìtọ́ alámòjútó iná tí wọ́n wá tún ṣe. Titi Tí tìtí bá sì bàjẹ́, màá kọ̀wa we fún ìjọba àbí fún local government tí wá ko n máa tún títì ṣe. Wọ́n sì máa bá wa ṣe.

Kí ni ọ máa ń wọ̀ nígbà tí o bá fẹ́ sùn? Ìgbà kúùgbà tí mo bá fẹ́ sùn ní alẹ́, mo ní aṣọ kan tí mo máa ń wọ̀, tí mo sì tún máa ń fi bọ́ra. Aṣọ yẹn jẹ́ aṣọ pélébé tí kò sì nípon rárá. O máa jẹ́ ká tẹ́gùn wọlé, kì jẹ́ kóorú mú mi. Aṣọ yẹn jẹ́ aṣọ funfun nítorí pé àwọn onímọ̀jìnlẹ̀ wọ́n sọ wípé ó dára kí ẹ̀ máa fiǹ nkan tuntun, nkan funfun bọ́ra ní alaalẹ́ tí ẹ̀yan bá ti fẹ́ sùn. Ó jẹ́ ǹkan idaabo bo Mo ní aṣọ tí mo máa ń fi bọ́ra. A sì máa ń pè é ní aṣọ ìbọ́ra ní ìpínlẹ̀-- ní èdè Yorùbá titi wa. Aṣọ ìbọ́ra la máa ń pè é.

Èso wo ni ó fẹ́ràn jẹ jù? Èso tí mo fẹ́ràn láti máa jẹ jù ni èso tó ń pè ní ọsàn. Ọsàn jẹ́ èso kan tí mo, tí mo fẹ́ràn láti máa jẹ, tí mo sì máa ń gbádùn tí mo ba ń jẹ. Mo fẹ́ràn rẹ̀ gan-an, mo sì máa ń jẹ lóore kóòré. Kódà mo tún gbin igi rẹ̀ sí ẹ̀kùlé ilé mi, tó jẹ́ pé mi ò nílò àtẹ̀sẹ̀ máa fi owó ra. Mo máa ń jẹ gan, mo máa ń mú gan, mo sí tùn máa ń fi ń ṣe oúnjẹ ní àìmọye Ìgbà. Mo fi máa ń fi ṣe oúnjẹ tí màá mú bí i oúnjẹ, tọ́ pó ni màá fi ṣe bá bíi oúnjẹ alẹ́ àbò ń jẹ ọ̀, àbò ń jẹ arọ. Èso sì dá lára púpọ̀ torí ó máa ń dènà àìsàn, ó sì máa ń jẹ́ kára èèyàn jí pípé. Ó máa ń dá, ó máa ń dáabo bo ara, ó sì máa ń jẹ́ kí àwọ̀ èèyàn yó, kí àwọ̀ èèyàn jẹ jáde.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ọdún ìparí ọdún. O jẹ́ ọdún kan tí mo nífẹ̀ẹ́ sí jù. Nítorí pé nígbà ọdún náà ni mo máa ń ní holiday tó pọ̀, tó jẹ́ pé mi ní lọ sí ibi iṣẹ́. Mo sábà máa ń wa wà ní ilé ni pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi, tá a máa ń ṣeré, tádẹ̀ máa ń fi ọ̀rọ̀ jó mi toro oro. Àkókò náà jẹ́ àkókò tí mo fẹ́ràn jù lọ tí mo sì máa ń gbádùn jù. Ìgbà náà lé lé, mo sì máa ń lọwo lọ́wo dáadáa. Nítorí i n ti gbà owó ìparí ọdún níbi iṣẹ́. Mo fẹ́ràn àkókò gan.

Tí o ní ètò láti fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn, bẹ́ẹ̀ ni ọ̀jẹ̀un tó wù mí gan, ọ máa wù mí lọ́kàn láti fẹ iṣẹ́ mi lójú lọ sí ìlú mìíràn, pàtàkì jùlọ ìlú òkèèrè tí ó jẹ́ ǹkan tí yó wúlò fún mi tó sì máa ń múnú mi dùn. Ó sì jẹ́ ǹkan tí mo ní léro ní àtisẹ̀ boya bí ọdún márùn ún sí ọdún mẹ́wàá sí ìsinyìí mo ti fẹ́ kó ti wá sí ìmúṣẹ pẹ̀lú ògo tọ̀lọ́ọ̀rùn, mo sì ń gbìyànjú gbogbo agbára mi láti jẹ́ kí o wá sí ìmúṣẹ. Nítorí náà mo ní ìpàdé pẹ̀lú àwọn ọ̀gá ilé iṣẹ́ kan ní ìlú mìíràn tí mo fẹ́ kí eré iṣẹ́ mi wà níbẹ̀, àtun jo n se pàdé lọ́wọ́, àtun jo n sọ̀rọ̀ bí má ṣè ṣetó rẹ̀ wọ́n sì ti fọkàn mi ìbàlẹ̀ pé àwọn máa jẹ́ kó ṣe é ṣe.

Kí ni ó máa ń mú ọ rẹ́rìn? Hmm, eleyii jẹ ìbéèrè gidi. In tó máa ń mú mi rẹ́rìn tó sì máa ń mú nu mii dùn ni kí n lówó lọ́wọ́ ju àti kí n sì wà ní àlàáfíà. O jẹ́ nǹkan tó máa ń mú mi rẹ́rìn. Kí n sì lówó lọ́wọ́ láti fi ran àwọn aládùúgbò mi lọ́wọ́ àtàwọn tání tí ò tó. Ó wù mí gan kí n má sì iranwọ́ fún àwọn èèyàn. Iranwo jẹ́ nǹkan tó máa ń mú mí dùn tó sì máa ń mú ayọ̀ mi kún. Ó máa ń mú mi rẹ́rìn gan. Mo sì ní lọ́kàn yìí pé tọ lọun bá ti gba àdura mi, in tẹ̀síwájú láti máa ran yan lọ́wọ́ tóri o jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí jùlọ. Ó sì jẹ́ nǹkan tọ lọ́un yọnu sí kí èèyàn máa ń fún àwọn aládùúgbò èèyàn tó kù díẹ̀ káàto fún. O jẹ ntó máa ń mú nu mí dùn gan. Mo sì ní ìgbàgbọ́ nínú Ọlọ́run yìí pé Ọlọ́run o jẹ́ kó wá sí ìmusẹ kí n lówó lọ́wọ́, kí n máa ran yan lọ́wọ́. O jẹ́ nǹkan pàtàkì, nǹkan gbòógì sí mi tí mo sì ní lọ́kàn láti máa ṣe ní gbogbo ọjọ́ ayé mi.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lokoojúmọ́? Mo maa n fọ̀ eyin ni2. Gẹ́gẹ́ bi àwọn oni ìmọ̀ ìjìnlẹ̀ àti àwọn oni ìmọ̀ iṣegun oyibo ti sọ fún wa wípé o dára. Nu ki èèyàn ma fọ eyin ki èèyàn kọkọ fọ l'àárò bi eyan va sif. Ìlànà wọn ni mo tẹ̀lé, ni mo sì ń lò títí. Mo máa ń fọ eyín lẹ́ẹ̀mejì. Ti n bá ti kọ́kọ́ jí láàárọ̀, màá lọ fọ eyín mi. Ti n ba de padà dé ní alẹ́ tí mo ti jẹun tán, màá fọ eyín mi kí n tó sún. Mo sì rí ìwúlò rẹ̀ ní ara mi. O máa n jẹ kí eyin mí wá ní pípé, ki sí jẹ ki ẹnu mi run rárá. Ẹ̀m náà sì ri pé lóòótọ́ ni ìtàn sọ. Pe o dára kí èèyàn máa fọ eyín eeyan ní ẹ̀ẹ̀mejì: láàárọ̀ àti ní alẹ́ pẹ̀lú màkìlín gìdì àti ìfọyín tó jẹ́ ìfọyín gidi. Kì í ṣe ìfọyín tó le jù, ìfọyín tó rọra lẹ́nu, kí n ṣe èyí tó máa bó yẹn lẹ́yìn. Ki èèyàn sí lo makilin gidi, o jẹ òun tó má mú eyin dan ti o sí má mú eyin funfun. Fífọ eyín lẹ́ẹ̀mejì jẹ́ nǹkan tí ó máa ń dáàbò bo eyín, ó sì máa ń jẹ́ kí eyín yẹn funfun, kì í jẹ́ kí eyín pọ́n, kì í sì jẹ́ kó run, kì í jẹ́ kó jóná yára, kì i dẹ jẹ́ kí èèyàn ní kòkòrò eyín.

Báwo ni o máa ń ṣe irun rẹ? Hmmm. Mo máa ń ṣe irun mi ní oní gígẹ̀ lọlẹ̀. Mi ò kí dára kankan si, màá kàn gé lọlẹ̀ ni. Mo máa ń ṣe irun mi ni ẹẹkan ní ọ̀sẹ̀. Ọ̀sẹ̀ ọ̀sẹ̀ mo máa ń ṣe irun torí mo jẹ́ èèyàn kan tó kórìíra kí irun máa kún mọ́ mi lórí. Kí irun máa kún mi lórí jẹ́ nǹkan tí mo kórìíra jùlọ. Ń sì nífẹ̀ẹ́ ṣi rárá. Mo máa ń gbìyànjú láti máa gé irun mi ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kí ó lè bá jẹ́ kórí mi fúyé, ká tẹ́gùn sì lè ba ọmọ wa agbárí mi. Bẹ́ẹ̀ni, ó dára kí ẹ̀yàn máa gé irun lórè kóòre. Ó máa ń dénà àìsàn gẹ́gẹ́ àìsàn bí i orí fífọ́, ara ríro, orí títà. Ó sì máa ń dénà iná orí torí kòkòrò kan wà tó ń jẹ́ iná orí. Ó máa ń jẹ́yàn lórí. Ó dẹ̀ máa ń fa ẹ̀jẹ̀ lára ẹ̀yàn. Ó jẹ́ kòkòrò kan tí ò da tí èèyàn sì máa ń kó lára kí ẹ̀yàn máa ma ṣe irun déédé àbí kí irun èyàn máa dọ̀tí. Nítorí èyí, mo máa ń gẹ irun mi ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Ó sì máa mọ́ tónítóní. Ó máa ń jẹ́ kí orí mi rẹwà kí n dùn wò lọ́mọkùnrin.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Mo máa ń fọ aṣọ mi ní gbogbo ọjọ́ ìsinmi. Ọjọ́ ìsinmi mo máa ń rí àyè láti fọ aṣọ mi, nítorí ọjọ́ ìsinmi nìkan ni mí kí lọ síbi iṣẹ́ tí mo máa ń gbé ílé dáadáa. Mo máa ń fi ọjọ́ náà fọ aṣọ, mo máa ń fi túnlé ṣe, mo máa ń fi ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan nílé tó jẹ́ nǹkan lé. Mi n ki jáde lọ́jọ́ ìsinmi pẹepẹe, mo máa ń fi fọṣọ ni, mo sì máa ń fi túnlé ṣe àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan mo maa n ṣe ní ọjọ́ ìsinmi. Mo sì fẹ́ràn kí n máa fọṣọ ní ọ̀sẹ̀-ọ̀sẹ̀ nítorí aṣọ mi tó dọ̀tí kò kí pọ̀ ní ọ̀sẹ̀ kọ̀ọ̀kan tí mo bá wọ̀, ṣùgbọ́n tó bá ti pọ̀jù ó máa ń ṣòro fún mi ní àti fọ. Nítorí náà mo, mo fẹ́ràn kí n máa fọṣọ ní eekan lọ́sẹ̀ tó sì jẹ́ ọjọ́ ìsinmi.

Wákàtí mélòó ni o máa ń wọ ojú ìbòjú lójoojúmọ́? Mo ń sábà máa ń wọ ìbòjú lójoojúmọ́ tí mo bá n lọ sí ibi iṣẹ́, torí ó jẹ́ ǹkan tí ó máa ń dáàbò bo ojú mi. Mo sì máa ń wo fún ìgbà pípẹ́ tí mo bá tun wá ní ibi iṣẹ́ náà. Mo ma n wọ fún bóyá bí i wákàtí mẹ́rin sí márùn ún. Ijọ́ mi lè lé, mo lè mọ bọ́lẹ̀ rárá tí n fi kuò ní ibi iṣẹ́, nítorí ó jẹ́ ǹkan tó ti mọ̀ mi lára. Tára mi sì ti mọ̀ sí ara mi ti dàpọ̀ mọ́, torí ó ti mọ̀ mi lára, mo ma n wọ̀ ní gbogbo ìgbà.

Báwo ni o má n se àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Hhm ọjọ́ ìbí mi jẹ́ ọjọ́ kan tó ṣe gbòógì tó ì ṣe pàtàkì fún mi. Nítorí ọjọ́, ọjọ́ sì n lè gbàgbé torí ọjọ́ tí mo wáyé ni. Ó sì jẹ́ ọjọ́ gidi fún mi tí mo máa rántí jùlọ. Mo má n se ayẹyẹ ọjọ́ ìbí mi ní oṣù kìíní, oṣù kìíní ọdún. Mo sì má n sí pẹ̀lú, pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi nílé. A máa lọ sí ilé ìjọsìn la láti gbàdúrà sí Ọlọ́run. A sì tún padà sílé, a má da ayẹyẹ lẹ̀ nílé. Màá ra ǹkan fún gbogbo wọn, ǹkan mere mere, ǹkan tóo ẹnu njẹ. Má dẹ̀tún rasọ fún wọn náà kan wọ̀ lọ́jọ́ yẹn ná. Kò lè bà á jẹ́ àmín ọjọ́ ìbí mi.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè tó wù mí láti kọ́ ni èdè gẹ̀ẹ́sì. O jẹ́ èdè tó wù mí gan an tí mo sì fẹ́ kọ́, nítorí o jẹ́ èdè tí ó ní ìbáṣepọ̀ mọ́ n bíṣẹ́ mi. Mo fẹ́ kọ́ nítorí mo si tun fẹ dá ilé iṣẹ́ kan kalẹ̀ ní ìlú òyìnbó. Mo sì gbọ́dọ̀ gbọ èdè wọn dáadáa kí ń le ba à ní àṣeyọrí ní dídá ilé iṣẹ́ náà sílẹ̀. Nítorí irú àwọn nǹkan wọ́nyí ni wọ́n yẹ̀wò kọ́n tó lè gbà yan láàyè láti wá sí ọ̀dọ̀ wọn.

Yàrá wo nínú ilé rẹ ni o féràn jù? Yàrá tí mo féràn jù nínú ilé mi ni yàrá ibùsùn mi. Yàrá tí mo ti máa ń sùn. O je yaya O jẹ́ yàrá kan tó jẹ́ mi lógun, tí mo sì máa ń ṣètọ́jú rẹ̀ dáadáa. Mi ò kí fẹ́ kí àlejò kankan bá mi wọ bẹ̀ nítorí ọ jẹ́ ibi tí mo máa ń sùn sí. O sí jẹ́ bí i kan tó ṣe pàtàkì sí mi. Mo máa ń tọ́jú rẹ̀ dáadáa mo sì máa ń ra àwọn ǹkan mèremère sínú rẹ̀ láti mú u kó dán, kó sì dùn wò lójú.

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Aṣọ òtútù jẹ́ aṣọ tí mo máa ń wọ̀ nígbà tí ọyẹ́ bá wà níta, tí òtútù sì mú gan. Mò máa ń wọ̀ láti dáàbò bo ara mi kó sì lè mú ooru mú mi, kọ yẹ́ má ba mú mi àti ki ótútu máa ba mú mi jù. Nítorí àpọ̀jù òtútù máa ń fa ìkọ́, ó sì máa ń fa ọ̀pọ̀lọpọ̀ àìsàn. Mo máa ń dáàbò bo ara mi ní àsìkò ọyẹ́ ní wíwọ aṣọ òtútù.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí àpò aṣọ tí mo bá wọ̀. Àpò apá òsì ni mo máa ń fi sí, nítorí kí o ma bá sọnù ni mo fi máa ń fi síbẹ̀. Àbí tí mo máa wọ aṣọ tó ní àpò, mo máa ń fi sínú dára tí mo bá, tí mo bá dé ibi iṣẹ́ àbí kí n fi sórí tábìlì kan kí n sì lè bá ara tí rẹ tí mo bá lọlé padà. Kánsì wọ́n bá jímú àbi kó sọnù.

Báwo ni o ṣe máa ń dọ́ ìro àwọn oníǹbárà? Mo ma ń gbọ́ ìrò àwọn oníǹbárà lẹ́yìn àti fífi fóònù bàrá wa sọ̀rọ̀. A máa ń sọ̀rọ̀ lórí fóònù púpọ̀ púpọ̀. Sùgbón ni ìgbà mii, wọn máa wá bámi ní ofiisi, a sì jọ fi omi joro ọ̀rọ̀. A jọ n bá ra sọ̀rọ̀ lọ́wọ́ ọ́fíìsì dáadáa. Nítorí ọ́fíìsì ni ibi tí ìpìlẹ̀ wa wà. Ibẹ̀ ni wọ́n tí a máa mọ̀ pé gbogbo wa ń sọ̀rọ̀. Ìgbà mí dẹ̀ leléyìí tí wọ́n bá rí ààyè láti wá bá wa, wọ́n máa ń pè wá látọrí fóònù, a sì máa bá wa sọ̀rọ̀ látọrí fóònù.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹ oúnjẹ tó kù. Ka ní wípé mo jẹun kù ní alẹ́ yìí tó sì kù diẹ tọ̀ lẹ́tò bí mo jẹ láàárọ̀ ọ̀la, màá gbé kalẹ̀, màá sì tún ṣè, màá ṣè láàárọ̀ tí màá fẹ́ jẹ padà, màá jẹ kó gbóná, màá sì jẹ. Ó máa ń jẹ́ kí kó yá mi nítorí mi ní sẹ̀sẹ̀ máa nílò àti sẹ̀sẹ̀ máa se oúnjẹ míi mo láàárọ̀. Ó máa ń jẹ́ kó tẹ̀ te yá mi gan ti màá lọ síbi iṣẹ́, ó máa ń jẹ́ kó yá mi.

Ṣé o máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mà á ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń lọ sí ìpàdé gan self lórí Íńtánẹ́ẹ̀tì. Íńtánẹ́ẹ̀tì jẹ́ ǹkan tó wúlò fún mi, mo sì máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ǹkan níbẹ̀. Àmọ́ye, ǹkan méremére mo ti kọ́ lórí rẹ̀. Ǹkan tó sì wúlò fún mi gan ni mo máa ń kọ́ lórí rẹ̀. Mo tún máa ń kọ́ ìríri ayé, mo máa ń wo ìríri ayé. Mo sì tún ma fi ìmọ̀ wá ìmọ̀ láti ori Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ǹkan tó se gbòógì níbẹ̀. Mo sì tún máa ń polówó ọjà mi lórí Íńtánẹ́ẹ̀tì náà fún àwọn oníbàárà mi.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣeri? Tábìlì iṣẹ́ mi jẹ́ oní ìta fì pako ṣe, ó sì ní ẹsẹ̀ mẹ́rin, ó sì fẹ́ gan, ó fẹ́ gan fífẹ́ rẹ pọ̀ tó jẹ́ wípé ó le gba èèyàn tí èèyàn bá sùn sórí rẹ̀. Ó sì rọra ga díẹ̀ tí mo bá ń nà á ró, ọ ga tó déédé idodo mi, ọ ga díẹ̀ níwọ̀n ìgbà tí ó pọ̀ jù. Ṣùgbọ́n ó fúyẹ́, igi tan fi ṣe jẹ́ igi tí kò wúwo rárá. Ó sì gbé eyaan ǹkan le dá gbé tó bá fẹ́ gbé, tó fẹ́ sùn kúrò níbi tó wà. Wọ́n sì máa ń fi kọ ọ̀pọ̀lọpọ̀ ǹkan ní ibi iṣẹ́ ni.

Ṣé o mọ̀ bí a ti ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ. Mo kọ́ bí a ti ń se oúnjẹ láti ọ̀dọ ẹ̀gbọ́n mi. Ẹ̀gbọ́n mi jẹ́ ẹ̀yàn kan tó fẹ́ràn nǹkan máa dáná gan, òun ló sì kọ́ mi bí a ṣe máa ń se ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ. O jẹ́ kí mo ọ́pọ̀lọ́pọ̀ oúnjẹ ẹ́ ṣe, ó sì jẹ́ ǹkan tó mọ̀ mi lára kí n máa dáná nlé fún ìyá mi. Mo fẹ́ràn kí n máa dáná nlé fún ra mi ju kí n lọ ra oúnjẹ jẹ ní ta lọ, nítorí pé mo mọ̀ bó ṣe ń dáná dáadáa.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayára bí àsá tuntun? A máa ń ra ẹ̀rọ ayára bí àsá tuntun ní ọdún tuntun ní ibi iṣẹ́ wa. Ọ̀gá wa máa ń raa fún gbogbo ọmọ iṣẹ́ pátápátá ní ọdún tuntun. Ọdún tuntun ni gbogbo wa máa ń ṣenji i ẹ̀rọ ayára bí àsá wa sí tuntun tí a sì máa lò ní ibi iṣẹ́ kó lè mú kí iṣẹ́ wa yá dáradára. Kó sì jẹ́ kò lò ní irọrun àti bó ṣe tọ́ àti bó ṣe yẹ́.

Ṣé o má ń ṣiṣẹ́ láti ilé. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti lè ní ẹ́kọ́ kan. Ìjọ tó bá rẹ́ mi, tààrà mi ò bá le dáadáa tí mo dẹ̀ lọ sí ibi iṣẹ́. Mo má ń ṣiṣẹ́ láti ilé, mo sì máa ń dá àwọn oníbàárà mí lóhùn náà láti ilé. Wọ́n máa ń pè mí ní orí ago àbí sórí ẹ̀rọ ayárabíàṣá mi ni wọ́n máa ń pè mí sí. Tààsì má bá rà wá sọ̀rọ̀ níbẹ̀. Mo sì tún máa ń ṣe mítínì náà ní ilé pẹ̀lú.

Nígbà òní, ó kẹ́yìn lọ sí ìsègùn ọdẹ. Mo ti lọ sí ìsègùn ọdẹ, ó ti pẹ́ gan an. Ìgbà tí mo rántí tí mo lọ kẹ́yìn nígbà tí mo wà ní kékeré, tí mo lọ pẹ̀lú àwọn ẹ̀gbọ́n mi àti àwọn bàbá mi, a jọ lọ nígbà yẹn náà lọun O sí jẹ́ ohun tó máa ń dùn gan an. O jẹ́ ohun tí wọ́n fẹ́ràn láti máa lọ, nítorí náà, gbogbo enití ó bá ti di ọkùnrin nídìlé wa, a máa lọ sí ọdẹ, a sì jọ máa lọ nígbà yẹn náà ni. Ṣùgbọ́n láti gba tí mo ti kúrò ní oko tí mo ti wá sí ilé, mi tí bà wọ́n lọ láti ìgbà yẹn mọ́.

Báwo ni o se máà ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀? Mo máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ gẹ́gẹ́ bí ìpele ẹ̀kọ́ wọn. Mo máà ń yan oníkálukú síbi iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìwé èrí tó ní àti giráma tó lọ, mo fi máa ń yín wọn. Mo sì tún máa ń lo ọjọ́ orí ní ìgbà mí tí n bá ri pe elomi ti dàgbà jù, mi ni fi ṣi ààyè ọmọdé, ààyè àgbàlagbà ni màá fi í ṣe. Ṣùgbọ́n ní òpò ìgbà, a máa ń yan alábàáṣiṣẹ́ gẹ́gẹ́ bí ìwé èrí tán ni àti ban ṣe ṣe dáradára sí níbẹ̀.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Gẹ́gẹ́ bí ìlànà ilé iṣẹ́ wa. Mo ti kọ ìlànà ìṣe oníkálukú fún ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀. Kálúkú ní ibi tó máa ń dúró sí ní ojoojúmọ́ àti ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ torí mo ti bá àwọn kọ kalẹ̀ sínú ìwé. Ìwé yẹn ni wọ́n máa ń tẹ̀lé ní wọ́n fi máa ń mọ ibi tó ní ká luku máa wà àti iṣẹ́ tá a máa ṣẹ ní ọjọ́ náà. Kò sí ǹkan kan tó fẹ́ dá oníkálukú papọ̀. Mo ti bá oníkálukú yanjú iṣẹ́ tiẹ̀ sí ọ̀tọ̀. Ó sì ní ipilẹ̀ tó ní ká luku máa ń dúró sí.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Àwọn ìmọ̀ tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi ni bí a ti ń tajà ní orí ayélujára. Mo fẹ́ kọ́ gan torí ó jẹ́ nǹkan tí ó jẹ́ gbajúgbajà ní ayé ìsínyi. Mo fẹ́ kọ́ bá ṣe ń tajà ní orí fóònù àti orí íńtánẹ́ẹ̀tì. Mì fẹ́ kí ilé iṣẹ́ mi jẹ́ ibi ti yẹ àwọn èeyàn gbọdọ máa wá. Mo fẹ́ kí ó jẹ́ ibi tan ti tí ó jẹ́ pé wọ́n lè máa bá mi sọ̀rọ̀ látọ̀rí íńtánẹ́ẹ̀tì tí wọn ò ní lílò àti wá yanjú sí mi. Tàní fojú kan ará wá, ṣùgbọ́n a máa bá ara wa ṣiṣẹ́ papọ̀ ní lórí fóònù àti ẹ̀rọ ayélujára.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá jẹ́ eré kan tí mo, tí mo mọ̀ọ́ gbádùn àti se. Mo fẹ́, mo fẹ́ràn rẹ̀ gan. Eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, ó ma n ní èèyàn mọ́kànlá. Èèyàn mẹ́wàá máa gba bọ́ọ̀lù. Bẹ́ẹ̀ ni, ẹni kọkànlá máa dúró sílé, ó máa jẹ́ asọ́lẹ. Ó sì jẹ́ eré tó máa ń dùn gan. Ó máa ń dùn gan ni o. Mo máa ń se pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àti àwọn aládùúgbò mi nígbà tí mo bá parí iṣẹ́ mi tán ní ìrọ̀lẹ́. Tóbá wu mí kí n ṣe eré, eré náà ni mo saba mọ se é jù.

Se o maa n tèlé òfin ìyara ọkọ̀, bẹ́ẹ̀ni mo ma n tèlé òfin ìyara ọkọ̀. Mo má n tèlé àwọn àwòrán ta máa n yà sí ẹ̀gbẹ̀ títì àti iye eré tí èèyàn gbọdọ̀ sá tí èèyàn bá ti wà ní òpópónà. O jẹ nǹkan tí o máa n dáàbò bo èèyàn tí jẹ́ kí èèyàn ní ìjàmbá ọkọ̀. O sì dà kí èèyàn máa tèlé ìlànà tí àwọn agbófinró bá là kalẹ̀ ní ojú òpópónà. O jẹ nǹkan tí mo má n ṣe, mo sì má n gbìyànjú láti jẹ́ wipé eré mi kò koja àfarada, bẹ́ẹ̀ ni kò pọ̀ jù.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Nígbà tí iṣẹ́ bá pọ̀ jù mí lọ, mo máa ń rọkàn mí pé màá ṣàparí rẹ̀ náà ni. Nítorí kò sí ohun tó ní ìbẹ̀rẹ̀ tí kò ní òpin. Ìgbàgbọ́ yìí máa ń jẹ́ kí ọkàn mí balẹ̀, kí n sì tẹ́ra mọ́ṣẹ́, kí n lè ba pàri rẹ̀ lójú ọjọ́. Ó jẹ́ ǹkan tó máa ń jẹ́ kí lè ṣiṣẹ́ kárakára àti ǹkan tó máa ń jẹ́ kí inú mi dùn ṣiṣẹ́. Mo máa ńi gbàgbọ́ wípé kò sí bí ǹkan ṣe fẹ́ burú tó. Dáadáa ni ó máa ní ìgbẹ̀yìn. Bẹ́ẹ̀ni, kò sí ohun tó lohunda tí kò ní ìbẹ̀rẹ̀ àti òpin. Bẹ́ẹ̀ sì ni kò sí ohun tó burú tí kò ní nígbà tí ó tàn.

Ṣé o fẹ́ ran lọ sí ilé ìsẹ̀mbáyé? Bẹ́ẹ̀ni, o máa lọ sí ilé ìsẹ̀mbáyé lẹ́ẹ̀kankan kí ẹ lọ wo àwọn nǹkan mèremère àti àwọn nǹkan ìjìnlẹ̀. Ilé ìsẹ̀mbáyé jẹ́ ilé kan na tí wọ́n má ń kó àwọn nǹkan ìgbàanì sí àti awon nkan àwọn nǹkan ìsẹ̀mbáyé ni wọ́n má ń kó síbẹ̀. O Ó sì jẹ́ ilé tí ó ní ọwọ́ àti ìbẹ̀rù, àwọn èèyàn máa ń bẹ̀rù rẹ̀ gan. Àwọn míì sí má ń wá láti ìlú òkèèrè wa, wa wá wò, tó jẹ́ wípé owó ni won máa fi wọlé, táń sì máa fi wo ohun tí won bá fẹ́ wò kan tó lọ.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Rárá o, mi kì í bínú bẹ́ẹ̀ ni mi kì í ro ǹkan kan nígbàtí mo bá wà nínú ọkọ̀. Nítorí ríro ǹkan àbí bíbínú jẹ́ ǹkan tó léwu, tó lè fa ìjàmbá ọkọ̀. Nítorí ìdí náà, mi kì í bínú bẹ́ẹ̀ ni mi kì í ro ǹkan mi nígbàtí mo bá wà nínú ọkọ̀. Tí mo bá wà nínú ọkọ̀, èyí tó wà lọ́kàn mi ò ju pé bí màá ṣe délé, tí màá ṣe dé lé lọ, tí màá dé lé láyọ̀ àti àlàáfíà. Nítorí ó léwu kí èèyàn máa ro ǹkan kíǹkan nínú ọkọ̀

Báwo ni o ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ rẹ lórí íńtánẹ́ẹ̀tì? Mo maa n dáàbò bo ààyè ikoko mi lórí íńtánẹ́ẹ̀tì. Bi fífi kọ́kọ́rọ́ sí i. Màá fi nǹkan tì, o je i pé ẹni tí ó bá ti mọ̀ nǹkan náà tí mo fi tì í, mo lè lo nọ́mbà àbí kí n lo nǹkan mìíràn láti fi tì í. Ǹkan tí ó jẹ́ ipé mi ni ń fi hàn ẹlòmíràn, tẹ ẹni ọ̀ún ò fi ní ráyè wọ̀, tó jẹ́ wípé èmi nìkan ni mo le wọ̀ tí mo bá fẹ́ wọ̀.

Kí ni o máà ń ṣe ní aṣálẹ́? Aṣálẹ́ jẹ́ ìgbà tí mo máa ń fi ka ìwé. Mo sábà máa ń ka ìwé ní aṣálẹ́ ni, nígbàkúùgbà. Ínu kí n máa ka ìwé bí iṣẹ́ tàbí kí n máa ka ìwé ìròyìn, ọ̀kan ni màá ń ṣe nínú méjèèjì ni mo máa ní a lálẹ́. Mo sì fẹ́ràn kí n máa ka ìwé púpọ̀, nítorí ó jẹ́ ǹkan tó mọ̀ mí lára láti kékeré ni mo ti máa ń ka ìwé. Mo fẹ́ràn ìwé kí ka gan an, nítorí è mofi máa ń ka ìwé ní a lálẹ́.